Ìbeere sọ wípé ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Rárá o, èmi ò fẹ́ràn kí n máa ra oúnjẹ ní òpópónà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ààrùn ni ènìyàn ń kó, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ni ènìyàn ń kó tí ènìyàn bá ra oúnjẹ ní pópónà. Àwọn oúnjẹ tí ó wà ní pópónà wọ̀nyí i kìí ṣe gbogbo rẹ̀ ni wọ́n sè ní ibi tí ó ṣe ìyi, tan tí n ṣe ìmọ̀tótó. Ìmọ̀tótó dè niyii, ó bo orí ààrùn mọ́lẹ̀. Èmi ò ń ra oúnjẹ ní òpópónà. Kódà, èmi ò ń ra oúnjẹ ní búkà debi tí òpópónà nítorí pé mo mọ̀ wípé kìí ṣe gbogbo oúnjẹ tí a bá rà ní òpópónà ló mọ́. Èmi dè mọ̀ wípé tí a bá ra oúnjẹ ní òpópónà, ọwọ́ gan-an tí wọ́n fi tà oúnjẹ ní òpópónà, ọwọ́ náà gan kò mọ́. Ọ̀pọ̀ ìgbà ni tí mo bá ń kọjá tí màá rí àwọn ẹja tàbí àwọn ẹran dídín èyí tí wọ́n ń tà ní òpópónà tó ṣe wípé gutter tó wà ní tòsí wọn gbogbo rẹ̀ ṣe ló máa ma rùn. Èmi ò ti è ń ra oúnjẹ ní òpópónà nítorí wípé kò ṣe ara lóore. Àìmọye àwọn oúnjẹ tí wọ́n ń tà ní òpópónà tó ṣe wípé eṣinṣin a ti kọjá lórí ẹ̀, tó ṣe wípé oríṣiríṣi kòkòrò a ti kọjá lórí ẹ̀. Àwọn tó ń tà tí wọ́n bá ti rí irú eṣinṣin ọ̀ún, wọ́n á rora mu kúrò lójú ẹ, wọn ò ní dà irú oúnjẹ bẹ́ẹ̀ dànù. Wọn á tún tà fún àwọn oníbàárà wọn. Oúnjẹ òpópónà òún ṣe oúnjẹ gidi tí ènìyàn gbọdọ̀ rá jẹ. Oúnjẹ òpópónà òún ṣe oúnjẹ tó ń ṣẹ ara lóore. Àǹfàní wà nínú kí ènìyàn dá iná kó ṣe oúnjẹ fún ẹbí ẹ nínú ilé nítorí wípé ìmọ̀tótó tó bo orí ààrùn mọ́lẹ̀ yìí ó máa lè dènà àìsàn, a lè dènà wàhálà, a lè dènà ààrùn ní gbogbo ọ̀nà ní àgọ́ ara wa. Tí ènìyàn bá ti jẹ oúnjẹ òpópónà, tó bá tie wá ṣe irú ènìyàn tó ṣe wípé kò mọ́ lara tàbí tó ṣe wípé Ọlọ́run ò tí è wá lẹ́yìn rẹ̀ tó wá lọ́ jẹ bí ìrẹsì tàbí ẹwà èyí tí, tí eṣinṣin ti kú sí, irú ẹni náà á bẹ̀rẹ̀ sí ní bì, irú ẹni náà á bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́, irú ẹni náà ò lè di èrò ilé ìwòsàn tí ó bá tètè rí ìtọ́jú ní ọ̀pọ̀ ìgbà, á di èrò ilẹ̀. So, ní gbogbo-- ní fún ìdí èyí, èmi ò fi ara sí wípé kí ènìyàn máa jẹ oúnjẹ òpópónà nítorí pé kò ṣe ara lóore bó ti wù ó kéré mo. Oúnjẹ òpópónà ò dára rárá, ẹ̀ ṣe òun púpọ̀.

Ìbéèrè sọ wípé ṣe ó máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò dáradára nítorí wípé ó ṣe àǹfààní fún mi. Nítorí wípé ó ràn mí lọ́wọ́ láti gbúró àwọn èèyàn mi lókèèrè, tí ó ṣe wípé mo tún máa rí ojú wọn láyọ̀ àti àlàáfíà. Ìpè fídíò yìí ó gba wípé kí ènìyàn ní wifi tí ó lújára tí ó ṣe dáradára. Ìpè fídíò yìí ó gba wípé kí ènìyàn ní fóònù alágbèéká, ẹ̀rọ alágbèéká èyí tó dára. Ìpè fídíò yìí náà ó gba wípé kí ènìyàn wà ní ibi tí ìmọ́lẹ̀ wà. Bóyá yálà ní alẹ́ ni, ẹni náà gbọ́dọ̀ wà níbi tí iná wà. Yálà ní ọwọ́ ọ̀sán, ẹni náà gbọ́dọ̀ wà níbi tí, ẹ́, oṣù tí ó mọ́ kedere. Ìpè fídíò yìí ti ràn mí lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Ó mú mi gbé ìgbé ayé ìrọ̀rùn, ìgbé ayé ìfọ̀kànbalẹ̀ nípa gbígbọ́ ìró àwọn ènìyàn mi lókèèrè àti ní ibi tòsí. Ìpè fídíò yìí náà ó máa ń ran àwọn tí wọ́n ń wá iṣẹ́ lọ́wọ́. Àìmọye iṣẹ́ tí a ń rí ní ayé òde òní láì ṣe wípé ẹni náà gan-an ó dé ilé iṣẹ́ ibi tó ti fẹ́ ṣiṣẹ́. Wọ́n á ti bẹ̀rẹ̀ àwọn ìbéèrè tí wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ irú òṣìṣẹ́ tuntun náà nípa ìpè fídíò. Wọ́n á ti gba gbogbo àwọn ohun tó yẹ kí wọ́n gbà sílẹ̀ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ nípa ìpè fídíò. Ní gbogbo ìgbà mìíràn, ìgbà mìíràn náà, a rí i wípé ìpè fídíò ó máa ń jẹ́ kí ara ènìyàn yá gágá ju ìpè tí ọ̀rọ̀ nìkan lọ. Nítorí wípé tó bá ní ohun tí ènìyàn tàbí ẹbí ènìyàn fẹ́ bá ẹni bá ni sọ, tàbí tó bá ní ohun tí ẹni tí ó ń pè tó bá fẹ́ fi hàn, à á lè rí i kedere. Ìpè fídíò yìí ó ran ara lọ́wọ́, ó ran ẹbí lọ́wọ́, ó ran ojúlùmọ̀ lọ́wọ́. Ìpè fídíò yìí gan-an ó jẹ́ kí gbogbo èrò kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀. Páápàá jùlọ àwọn tí wọ́n ní ọmọ sí o kèrè. Irú èmi báyìí tí mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n wà ní ìlú aláwọ̀ púpà, ní ìlú òyìnbó. Ìpè fídíò yìí jẹ́ kí n gbúró wọn pẹ̀lú àlàáfíà. Ó fi mí lọ́kàn balẹ̀ wípé àlàáfíà ni gbogbo wọ́n wà. Àwọn náà tí wọ́n wà níbẹ̀ ó fi wọ́n lọ́kànbalẹ̀ wípé àlàáfíà ni a wà ọmọ rí ìgbà kan tó ṣe wípé mo ń ní ìlà kọjá tó lágbára gidi tó ṣe wípé mo nílò ìrànlọ́wọ́ ìpè fídíò yìí ni àwọn ọ̀rẹ́ mi fi pè mí tí wọ́n fi rí ojú mi, tí wọ́n fi bá mi sọ̀rọ̀, tí wọ́n fi tù mí nínú, tí wọ́n dẹ̀ tún fi ràn mí lọ́wọ́ ní ìwọ̀nba tí wọn. Mo máa ń ṣe ìpè fídíò nítorí pé ó pé mi dáradára. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé, nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ehn, mo sì lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tó kọjá yìí nítorí wípé mo fẹ́ràn kí n máa kọ, mo fẹ́ràn kí n máa gbọ́ orin. Ní ìdí èyí, tí mo bá rí ẹ́, ọ̀rọ̀ tí wọ́n sọ tàbí ìkéde wípé orin kan wà ní ibi kan tàbí ẹni kan fẹ́-- ẹni ara àwọn tó ń kọ orin lórí afẹ́fẹ́ wọ̀nyí wọ́n ń bọ̀ ní agbègbè mi. Tó ṣe wípé nítòsí mi ni, èmi ò lè má lọ sí ibi orin, nítorí mo mọ̀ wípé ní inú ẹ̀yan ni Olúwa ń gbé. Àwọn orin wọ̀nyí ó jẹ́ àǹfààní fún mi láti lè túbọ̀ sún mọ Ọlọ́run ṣi. Àwọn orin wọ̀nyí kìí jẹ́ kí n ronú, kìí jẹ́ kí n kábàmọ́ ohunkóhun. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé nínú ibi, níbi orin ni èèyàn tí máa ń rí ìbùkún. Níbi orin àti ìyìn ni èèyàn, ní àdúrà ènìyàn tí máa ń gbà. Irú eléyìí tí mo lọ ní ọ̀sẹ̀ tó kọjá, ọ̀pọ̀ ẹ̀mí lórí àlàáfíà, ọ̀pọ̀ ẹ̀mí lórí ìbùkún gbà, ọ̀pọ̀ ènìyàn lórí ìgbéga níbi orin àti ìyìn. Èyí tí a lọ sí ní ọ̀sẹ̀ tó kọjá. Tope Alabi ló wà ní ibi orin èyí tí mo lọ ní ọ̀sẹ̀ tó kọjá. Ó kọ orin, ó kọ orin, ó kọ orin ìyìn, ó kọ orin ògo níbi ìyin yìí. Gbogbo àwọn ènìyàn wólẹ̀. Wọ́n dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, wọ́n sì yin Ọlọ́run lógo. Níbi orin ọpẹ́ àti ìgbéga yìí, a jó jó jó jó jó jó jó. Oníkálùkù pakurumo ijó ẹ. Gbogbo àwọn orin, mukulu, mukẹ, màá jó fọ́lọ́run mi. Ó tẹ́mi lọ́rùn kin jó fọ́lọ́run mi mukulu mukẹ, màá jó fọ́lọ́run mi. Oh mukulu, oh mukẹkẹ. Oh mukulu, oh mukẹkẹ. Gbogbo ènìyàn jó. Ara yá gágá, ọkàn balẹ̀. Gbogbo ara bọ́ sípò. Èmi gan-an ní paàpá, mo jó, inú mi dùn. Mo fò sókè. Mo yin Ọlọ́run. Ibi orin ṣe pàtàkì, ó ṣe kókó. Tó ṣe wípé nígbà tí èyàn bá dé láti ibi orin, ọkàn ènìyàn a máa balẹ̀, ara ènìyàn a máa bọ́ sípò, gbogbo ara ríro ni, gbogbo ẹsẹ̀ ríro, gbogbo ọwọ́ ríro gbogbo ẹ a padà bọ́ sípò nítorí wípé ènìyàn ti ṣe eré ìdárayá ní ibi orin. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé tí mo bá dé láti ibi orin nígbà mìíràn, màá sùn dáradára. Ilé ìjọsìn wa gan, ibi orin ni, ibi ìyìn ni. Ní ti èyí, mo fẹ́ràn láti máa lọ sí ibi orin. Ìgbà tí mo dẹ̀ ṣe lọ sí ibi orin kẹ́yìn, òun ni ọ̀sẹ̀ tó kọjá. Nígbà tí Tope Alabi wá sí agbègbè mi. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé, nígbà wo ni o máa ń fọ aṣọ? Ẹ̀ ìdáhùn mi ni wípé, kò sí ìgbà atí àkókò pàtó tí mo máa ń fọ aṣọ, nítorí wípé ẹ̀rọ tó ń fọ aṣọ ni mò ń lò. Ọ̀pọ̀ ìgbà ni àwọn tó ń mú'ná dé tó ṣe wípé òru ni wón á mú iná dé. Ẹ̀rọ tó ń fọ aṣọ yìí ó nílò láti lo iná kó tó di wípé mo lè fọ aṣọ. Àkókò tí àwọn tó ń mú'ná dé tán fún wa ní iná bá ti mú'ná dé, náà ni mo máa ń fọ aṣọ tó bá ti ṣe wípé mo wà nílé. Ìgbà kan tí ẹ wà tó ṣe wípé a ò ní iná ní agbègbè wa tó ṣe wípé, ẹ́, ẹ̀rọ tó ń mú'ná dé òun látun ń lò. Nípa ti èyí, àkókò tí mo bá ti le rí ènìyàn bá mi tan ẹ̀rọ amúnádé yìí náà ni mo máa ń fọ aṣọ pẹ̀lú èrọ́ tí ń bá ní ìfọṣọ. Aṣọ fífọ̀ kì í ṣe ohun tó ṣe wípé èèyàn gbọdọ̀ sọ wípé àkókò báyìí tàbí ìgbà báyìí ni òun gbọdọ̀ fọ aṣọ. Nítorí wípé a gbọdọ̀ wà ní mímọ́ ní gbogbo ìgbà. A ò gbọdọ̀ sọ wípé torí pé mo ti fọ aṣọ lánàá tí aṣọ wa ti dọ̀tí léni ní ojú pópó tàbí ní ojú ònà ká wá torí rẹ̀ ká sọ wípé a ò ní fọ aṣọ. Kò ní mú ènìyàn dàn. Ìmọ́tótó ó borí àrùn molẹ̀. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́ tó tó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́ tó tó ilé, ìmọ́ tó tó ara, ìmọ́ tó tó aṣọ, ìmọ́ tó tó oúnjẹ, ìmọ́ tó tó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó òun ló lè ṣẹ́gun gbogbo àrùn. Tí a bá wọ aṣọ tó dọ̀tí, àìsàn máa ma wọ inú ara wa, á ma wọ inú àgọ́ ara wa. Bá bá wọ aṣọ tí ò mọ́, a, àwa gan-an a ò ní lè faras- a ò ní lè súnmọ́ ènìyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. Ta bá wọ aṣọ tí ò mọ́, aṣọ tó dọ̀tí, a máa rùn láàárín ẹgbẹ́. Nídií ẹ̀yìí, gbogbo ìgbà tí mo bá ti rí àyè ni mo máa ń fọ aṣọ. Bó ṣe láàárọ̀ ni, bó ṣe lọ́sàn-án ni, bó ṣe lálẹ́. Ìgbà mìíràn gan, mo máa ń jí lóru fọ aṣọ. Aṣọ fífọ̀ ò yẹ kó ṣe, kò yẹ kó jẹ́ bàbàrà fún wa. Kò yẹ kó jẹ́ ohun tó ṣe wípé a gbọdọ̀ ní àkókò tàbí ìgbà tí ó yẹ ká fọ aṣọ. Tí a bá rí ẹ̀rọ ìfọṣọ gan, ìwọ̀nbá aṣọ tó bá wà táa rí wípé a máa rùn nínú ilé, a fọ. Ọ̀pọ̀ ìgbà ni àwọn ọmọ mi á tọ̀ ṣ, 'áṣọ. Mi ò gbọdọ̀ dúró wípé a, ó di ọ̀la tàbí ọ̀túnla kí n tó fọ ó. Mo gbọdọ̀ fọ ó lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí láìṣe bẹ́ẹ̀ gbogbo ilé la máa rùn ìtọ̀. Láìṣe bẹ́ẹ̀ gbogbo agbègbè wa la máa rùn ìtọ̀. Ba'lèjò bá dé gan, wọ́n á máa fọwọ́ bòmú fún wa ni. Aṣọ fífọ ìgbà kí ìgbà lóòrèkóòrè ló yẹ ká máa ń fọ. Ẹ̀ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé ṣe o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni o, dáradára, ó mọ́ mi lára dára dára láti máa fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Nítorí wípé, ọ̀pọ̀ ìgbà ni fóònù mi ti ní wàhálà tó ṣe wípé mo nílò láti yọ, láti pa àwọn ǹkan kan rẹ lórí fóònù mi kó tó di wípé ọ̀rọ̀ fóònù òún ní ojútùú. Nípa èyí, gbogbo àwọn fáìlì èyí tí mo ti fi pamọ́ si órí cloud, gbogbo rẹ̀ ló wà ní ètò níbẹ̀ tó ṣe wípé mi ò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa wakiri tàbí sọ ìkankan nínú àwọn fáìlì mi dànù. Nípa wípé fóònù mi sọnù tàbí nípa wípé fóònù mi ò ń ṣe iṣẹ́ dáradára. Tí mo bá ti fi fáìlì mi pamọ́ sórí cloud, àwọn ǹkan kan wà tó ṣe wípé mo gbọdọ̀ fi sí ètò tó ṣe wípé mi ò gbọdọ̀ gbàgbé. Nípa tí bóyá méèlì èyí tó ṣe wípé mo fi ṣe ìpamọ́ fáìlì mi sí orí cloud. Èyí máa ń ran ni lọ́wọ́, kì í jẹ́ kí ènìyàn sọ àwọn ohun tó ṣe pàtàkì tó ṣe gbóògì nínú ayé ènìyàn nu, kì í jẹ́ kí ènìyàn sọnù. Aì má fi fáìlì pamọ́ si órí cloud, a máa dáni láàmú lọ́pọ̀lọpọ̀, a máa fúnni ní wàhálà. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì wọ̀nyí ló ṣe pàtàkì níbi iṣẹ́ wa, ló ṣe pàtàkì fún òwò wa, ló ṣe pàtàkì fún àwọn ọmọ wa gan pàápàá. Mo rí ènìyàn tó ṣe wípé ó sọ iṣẹ́ tó ń san owó gidi tó sọ dànù ní ibi iṣẹ́ rẹ̀ nípa wípé kò fi àwọn fáìlì rẹ̀ pamọ́ sórí cloud. Nídi èyí, oyẹ ká fi ọkàn ṣi, ká fi ara ṣe wípé ká máa fi àwọn fáìlì wa pamọ́ si órí cloud láti dènà wàhálà tàbí ìdàmú nígbà tí fóònù wa bá ní ìyọnu. Ọ̀pọ̀ ìgbà ni ẹ fi fi fáìlì pamọ́ sórí cloud yìí tó ti yọ wá kúrò nínú wàhálà tàbí ìdàmú kan yálà níbi iṣẹ́ ni, tàbí níbi òwò wa, pàápàá jù lọ gan pẹ̀lú àwọn oníbàárà wa, àìmọye, àìmọye ohun tó ṣe wípé ẹ̀rí ni fún pé ara ǹkan lọ́wọ́ oníbàárà wa tàbí oníbàárà wa ra ǹkan lọ́wọ́ wa. Ìwé ẹ̀rí wípé ara ǹkan ní ọ̀pọ̀ ìgbà ó máa ń, ó máa ń dènà wàhálà tí a bá ṣi, tí a bá fi àwọn fáìlì wọ̀nyí pamọ́ si órí cloud. Ó ṣe pàtàkì o, èmi fẹ́ràn láti máa fi àwọn fáìlì mi pamọ́ si órí cloud ẹ̀ ṣe púpọ̀, mo dúpẹ́.

Ìbéèrè sọ wípé ṣe o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà ní inú ọkọ̀? Rárá o, èmi ò ń di ọjà ààbò nígbà tí mo bá wà ní inú ọkọ̀. Nítorí wípé ẹṣin mi ò gbárú ẹ, Krístẹ́nì ni mí. Krístẹ́nì máa ti wá ìṣinmi. Gẹ́gẹ́ bí áńgẹ́lì rẹ̀ ti wí, ní àárín ọ̀tá lọ́wa máa ṣọ́ra. Àdúrà dẹ̀ ní ọ̀pá Krístẹ́nì. Àdúrà ni ọjà ààbò tí Krístẹ́nì ń lò. Àdúrà náà ni ó ń ṣẹ́gun gbogbo ìdààmú tàbí ète ọ̀tá. Nípa àdúrà ni a fi ń rí ìṣẹ́gun. Nípa àdúrà la fi ń rí ààbò. Ọ̀, ẹ́, ní dídi ọjà ààbò tí a bá wà nínú ọkọ̀, èmi ò mọ ohun tí ó ń jẹ bẹ́ẹ̀. Èmi ò lọ́wọ́ síi nítorí wípé kìkì àwọn tí Ọlọ́run bá ti pamọ́, òun ló yọ nínú ewu. Àìmọye ìgbà tó ṣe wípé a rí àwọn oníṣègùn tó ṣe wípé wọ́n á fẹ́ lọ gan sójú ogun tí wọ́n á dira dáradára, tí Ọlọ́run bá gbà fún wọn wípé kan ṣẹ́gun, kan, kan ní, kan ní ìgbéga wá sílé, Ọlọ́run gbà fún wọn ni. Tí Ọlọ́run ò bá dẹ́ ti gbà fún wọn, ọ̀tá á bo ori wọn tí wọ́n bá lọ sí ojú ogun. Èmi ní tèmi o, ní èrońgbá tèmi, èmi ò fi ọkàn si, èmi ò fi ara si kí a máa di ọjà ààbò nígbà tí a bá wà nínú ọkọ̀. À, ẹ jẹ́ ká wo ní òye tí apá ibi. Bí ó bá ti ẹ di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀ fún ààbò, ṣé ẹni náà ò ní jáde nínú ọkọ̀ náà mọ́ ni? Tàbí tí ọjà ààbò yìí bá ti ẹ já gan, tí ẹni náà ò ti ẹ mọ̀ nígbà tí ọkọ̀ bá forí sọgi, ṣé ẹni náà kí ló fẹ́ bá Ọlọ́run fà? Gbogbo ìjáde àti ìwọlé wa Ọlọ́run ló yẹ kí a máa fi gbogbo rẹ̀ lé lọ́wọ́. Nítorí wípé ó ti sọ fún wa wípé òun ó pa àlọ́ àti àbọ̀ wa mọ́ ní ìsinsìnyí àti títí láéláé. Ọ̀rọ̀ bíbélì ni ó yẹ ká máa tẹ̀lé. Tí a bá ti ń jáde, tí a bá ti gbàdúrà sí Ọlọ́run wa, tí a ò ṣe iye méjì tí a gbà á gbọ́ dáradára, kò sí ohun ìjà kankan tàbí èyí tí wọn, tí wọn yóò ṣe tí yóò pa wá lára. Kò sí ohun olóró kankan èyí tí wọn yóò ṣe tí yóò pa wá lára. Ọlọ́run ni àbọ̀ wa, òun ni olùpamọ́ wa. Àbọ̀ wa ní ilẹ̀ Góṣẹ́ẹ́ni. Kò sí ohunkóhun tí yóò ṣe wá sí ní ibi tí a bá ti gbá Ọlọ́run gbọ́, tí a de dì òtítọ́ rẹ̀ mú, tí a de ń tẹ̀lé, táa pa òfin rẹ̀ mú. Ọjà ààbò ní inú ọkọ̀ kò sí ohun kan kan tó lè ṣe fún wa o. Ọlọ́run nìkan, òun ni ó lè pa àlọ́ àti àbọ̀ wa mọ́. Òun ni ó lè pa wá mọ́ kúrò nínú ewu ọkọ̀. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé, kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Oun tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni wípé kí ènìyàn ó parọ́ mọ́ mi. Èmi ò fẹ́ kí ènìyàn ó parọ́ mọ́ mi nítorí pé a kò bá ni irọ́ pípa mọ́ ènìyàn. Èyí máa ń fún mi ní ìtara nítorí wípé mo máa ń ṣe iṣẹ́ mi létòò létò. Elé tò ní mi, mo dàgbà, mo gbàgbọ́ nínú ètò. Ni ìdí èyí, oun tí ó máa ń fún mi ní ìtara ni wípé kí wón parọ́ mọ́ mi, tàbí kí wón sọ wípé mi ò ṣe iṣẹ́ mi dé ojú àmì, tàbí kí ènìyàn sọ fún mi wípé mi ò kun tí mò ń ṣe, kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ ṣe wípé ìlànà tí wón fi sílẹ̀ fún mi ni mò ń tẹ̀lé. Èyí tí ó ta mí lára jù ni wípé kí alábàásisẹ́ pọ̀ mi, kó parọ́ mọ́ mi, tàbí kó má fi mí díwọ̀n, tàbí kó rí mi fín. Èyí tun wà lára àwọn nǹkan tó ń ta mi lára ní ibi iṣẹ́. Ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lara ń fẹ́. Ni ìdí èyí, ní ìdí èyí, èmi máa ń fi ọkàn sí láti má ṣe ènìyàn nítorí wípé tí wón bá ṣe èmi náà, ó máa ń ta mi lára. Oun tí mo mọ̀ ni wípé kí ènìyàn ṣe iṣẹ́ bí ọmọlúwàbí, nítorí wípé kò sí ẹni tí ó máa gbé àga ìjọba lọ sílé. Kò sí ẹni tó ṣe wípé wón máa ń fún ní ìfiẹ̀yẹ wípé, "à, ó parọ́ mọ́ ènìyàn", a fún ẹni ìfiẹ̀yẹ. Oun tí a bá ti ń ṣe, ká máa fi ọkàn sí, ọkàn sí wípé Ọlọ́run ni ọba ẹlẹ́sàn-án. Ká máa ṣe iṣẹ́ wa dé ojú, dé o-ojú òṣùwọ̀n. Ká lè wí nípa tiwa pé, "a ṣe wọ́n tí a lè ṣe". Oun ìmíràn tó máa ń ta mi lára ni wípé kí ènìyàn máa ma tètè dé ibi iṣẹ́, ó máa ń ta mi lára, nítorí wípé òṣẹ́ tí a bá ṣe, oun tí a bá fi ara ṣiṣẹ́ fún, òun ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni. Tí ènìyàn bá ń ṣe ìmẹ́lẹ́ níbi iṣẹ́, ó máa ń ta mi lára, nítorí wípé ọ̀pọ̀ ìgbà ni a rí ẹlòmíràn tá sọ wípé, "ajínigbé méjì ò ń gbé" tàbí "àwọn alọ́nilọ́wọ́gbà wọ́n lòun lọ́wọ́ gbà nígbà tí wón bá gba owó oṣù". Ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni náà ò ṣe iṣẹ́ rẹ̀ dé ojú òṣùwọ̀n. Ni ìdí èyí, ó máa ń ta mi lára tí ènìyàn ò bá ṣe iṣẹ́ rẹ̀ dé ojú òṣùwọ̀n, tàbí tó máa ń pẹ́ dé ibi iṣẹ́, tàbí tí wọ́n bá parọ́ mọ́ mi níbi iṣẹ́. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń wò wípé tí ènìyàn bá pẹ́ dé ibi iṣẹ́, kò yẹ kó máa jẹ́ gbogbo ìgbà. Kò sí ènìyàn tí ò lè pẹ́ dé ibi iṣẹ́, ṣùgbọ́n tó bá ti ń di ojoojúmọ́, kò ń ṣe oun tó dára. Èyí náà máa ń ta mi lára. È-- àná èyí tó tún dàbí rẹ̀ ni wípé tí ènìyàn bá ń fi ìmẹ́lẹ́ ṣe iṣẹ́, inú mi dùn sí irú ẹni bẹ́ẹ̀, nítorí wípé ìṣe lo ògùn ìṣe. Iṣẹ́ púpọ̀ púpọ̀.

Ìbéèrè sọ wípé, nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun. Èmi ò lè sọ pàtó ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun, nítorí wípé èyí tí mo bá ń lò, tí ò bá sí ohunkóhun tó ṣe, tí ò bàjẹ́, tí ò ní ìyọnu, kò sí ẹ̀tọ́ fún mi láti pààrọ̀ ẹ̀rọ ayárabíàṣà tó wà lọ́wọ́ mi. Ẹ̀rọ ayárabíàṣà tó wà lọ́wọ́ mi ń ṣe iṣẹ́ rẹ̀ dédé, ó sì ń sáré bí mo ṣe fẹ́. Ó ń ṣe gbogbo ohun tí mo bá fẹ́ kó ṣe fún mi ní ìrọ̀rùn. Tí mo bá fẹ́ ra tuntun, a jẹ́ wípé ẹ̀yà mìíràn ó ti wà, èyí tó ń sáré ju èyí tí mo ní lọ́wọ́ lọ. Tàbí wípé bóyá mo fẹ́ pààrọ̀ rẹ̀ sí tuntun kí n tó lè ràá, kí n tó lè ní ẹ̀rọ ayárabíàṣà tuntun. Láìsí ìdí wọ̀nyí, kò sí ohunkóhun tó jẹ́ gboogi fún mi láti ṣe ìpààrọ̀ ẹ̀rọ ayárabíàṣà mi. Nítorí wípé èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ó tẹ́ mi lọ́rùn, ó ń ṣe déédéé fún mi, ó ń ṣe gbogbo iṣẹ́ tí mo bá fẹ́ kó ṣe fún mi, ó dẹ́mu mi gbé ìgbé ayé ìrọ̀rùn, ó mú mi gbé ìgbé ayé àlàáfíà. Àìmọye ìgbà lo ṣe wípé, wón fún mi ní àwọn iṣẹ́ àmúrelé níbi iṣẹ́, wípé kí ń ṣe wá láti lé. Tó ṣe wípé tí wón bá ti jókòó ti ẹ̀rọ ayárabíàṣà mi ní kíá kíá kíá, ó ti bá mi ṣe gbogbo ètò iṣẹ́ àmúrelé yìí. Tó ṣe wípé tó bá máa fi di ọjọ́ kejì tí mo fẹ́ lọ mú iṣẹ́ yìí sílẹ̀, àwọn ènìyàn á máa wò mí bí pé pé mo yàtọ̀ sí àwọn tí wón ò ní ẹ̀rọ ayárabíàṣà. Ó mú mi, ó mú mi jẹ́ kí n ní iyì ní ibi iṣẹ́ mi. Ó mú mi ní iyì ní àwùjọ. Nítorí wípé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fi ran àwọn ènìyàn tó wà nítòsí mi náà lọ́wọ́. Tó bá ní ènìyàn tó ní ìbéèrè tàbí tó ní ìdójúkọ nípa ti lílo ẹ̀rọ ayárabíàṣà, màá ti tètè rán irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Màá ti tètè bá ẹni náà wá ojútùú ohun tó ń ṣe ẹ̀rọ ayárabíàṣà mi ní wákàtí tí mo wà yìí. Ni àkókò tí mo wà yìí. Ó sì dára, ó sì dúró déédéé, ó sì ń ṣe iṣẹ́ tí mo rán, ó sì ń, ó sì ń sáré dáradára. Ó dẹ̀ ṣe é mú mi gbé ìgbé ayé ìrọ̀rùn. Fún ìdí èyí, kò tíì sí ìdí fún mi láti ra ẹ̀rọ ayárabíàṣà tuntun. Ẹ ṣe púpọ̀, púpọ̀, lọ́pọ̀, lọ́pọ̀.

Ìbéèrè sọ wípé, báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Òun ni a lè lò láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Alábàáṣiṣẹ́ pọ̀, wọ́n jẹ́ àwọn tó ṣe wípé a gbọdọ̀ bá ṣiṣẹ́ pọ̀ níbi iṣẹ́ wa ni tàbí níbi òwò wa. Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní àwọn ènìyàn tó ṣe wípé wọ́n máa rán wa lọ́wọ́ láti lè ṣe àwọn iṣẹ́ tó yẹ ká ṣe níbi iṣẹ́ wa tàbí níbi òwò wa déédéé àti dáradára. Kò sí ọwọ́ kan tó lè gbẹ́rù dórí, igi kan kò dẹ̀ lè dá igbó ṣe Ìdí nìyẹn tí a ṣe gbọdọ̀ ní àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Tí a bá ti ní alábàáṣiṣẹ́ pọ̀ tó dára, tó gbigedé, ọkàn wa balẹ̀ láti lè ṣe iṣẹ́. Iṣẹ́ táwa náà ń ṣe á dánmọ́rán àwọn oníbàárà wa tàbí àwọn tó wà ní agbègbè wa. Àwọn gan máa ma tọ́ka sí wa wípé, "Àyànran ti, a dára, a dúró déédéé." Nípa bí a ṣe lè yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wa, a ti gbọdọ̀ wo ìwà ọmọlúwàbí wọn. Ká ti wo bí wọ́n ṣe ní ìwà ọmọlúwàbí sí. Èyí tí ò bá ní ìwà ọmọlúwàbí ta bá yàn gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́ pọ̀, á dènà ìṣelógo wa, á dènà ìtẹ̀síwájú wa. Nítorí wípé wọ́n á rí àwọn oníbàárà wa fín, wọ́n á rí àwọn tó ń wá wa wá sí ibi iṣẹ́, wọ́n á rí wọn fín, wọ́n á dènà oríire wa, wọ́n á dènà ìgbéga wa. A dẹ̀ tún gbọdọ̀ yan alábàáṣiṣẹ́ pọ̀ nípa tí òótọ́. Ẹni tí ó bá jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀ tí ò bá ti ní òótọ́ lẹ́nu, tí ò kí ń ṣe òótọ́, wàhálà ti wà níyẹn. Nítorí wípé irú ẹni bẹ́ẹ̀ á kó wa sí ìyọ̀nú. Èwò, ẹ má jẹ kí n tàn yín. Ẹni tí a bá ti ń bá ṣiṣẹ́ pọ̀ tí ò lóòótọ́, a máa ti ní dé ọgbà ẹ̀wọ̀n o, a máa ti ní dé bèbí ẹ̀wọ̀n. Ní ìdí èyí, a gbọdọ̀ wá ẹni tí ó ṣe wípé ó lóòótọ́ ni kí a lè bá ṣiṣẹ́ pọ̀. Láìjẹ́bẹ́ẹ̀, wàhálà ti wà nìyẹn ò. Ọ̀nà mìíràn tí a tún lè gba yàn, gba yàn alábàáṣiṣẹ́ pọ̀ ni wípé ká mọ irú ìdílé tí ẹni náà ti jáde, ká mọ irú ilé tí ẹni náà ti jáde, ká mọ ìlú tí ẹni náà ti jáde, ká mọ agbègbè ibi tí ẹni náà ti jáde. Ní ìdí èyí, a jẹ́ ká lè mọ irú alábàáṣiṣẹ́ pọ̀ tí irú ẹni náà máa jẹ́. Ní ìdí èyí, a jẹ́ ká lè mọ irú alábàáṣiṣẹ́ pọ̀ tí a fẹ́ máa bá ṣiṣẹ́ papọ̀. Ẹ ṣéun púpọ̀.

Ìbéèrè sọ wípé, ṣe o máa ń wọ fìlà? Béèni mo máa ń wọ fìlà. Mo dè tí màá ń dégèlè. Fìlà jẹ́ ohun ìbòrí tó ṣe wípé a lè lò lọ sí ibi iṣẹ́ tàbí ilé ìjọsìn tàbí lọ sí ọjà. Fìlà jẹ́ ohun tí ó ń bo ẹni lórí, tí ènìyàn lè fi bo ẹlẹ́dàá ẹni. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé ó ṣe pàtàkì, ó ṣe kókó láti dé fìlà lọ sí ilé ìjọsìn nítorí wípé ní ilé ìjọsìn tèmi òfin ọ̀gbà wá láyè láti ṣe orí sílẹ̀ wọ inú ilé ìjọsìn nítorí pé kíni, kò dára láti ṣí ẹlẹ́dàá ẹni sílẹ̀ lọ sí ilé ìjọsìn gẹ́gẹ́ bí obìnrin. Ọ̀pọ̀ ìgbà ní fìlà tó ti ṣe pàtàkì ní inú ilé ìjọsìn nítorí wípé ó dára láti wà ní ìwọ̀ntúnwọ̀nsì lọ sí ilé ìjọsìn. Mo tún máa ń lo fìlà lọ sí ọjà nítorí wípé ní agbègbè tí mò ń gbé òfin ọ̀gbà wá láyè láti dédé wọ inú ọjà láì lo fìlà. Èyí tá ń jẹ́ ní ìbòrí. Ò gbọdọ̀ dédé ṣí orí sílẹ̀ wọ inú ọjà nítorí wípé òfin ìlú yẹn kò gbà wá láyè láti dẹ́dé sọ wípé a fẹ́ wọ inú ọjà láì lo fìlà. Fìlà jẹ́ ohun tó ṣe wípé ó mú ni, ó mú ni yàtọ̀ láárín àwùjọ. Fìlà ó lè jẹ́ fìlà bóyá èyí tí wọ́n fi òfin ṣe. Ó dè sí lè jẹ́ fìlà èyí tó ṣe wípé wọ́n fi aṣọ lásán rán. Fìlà dẹ̀ lè jẹ́ fìlà èyí tí ó ṣe wípé àwọn, àwọn kan ń pè ní pentigo tó ṣe wípé ó, wọ́n máa ń fi, wọ́n máa ń fà síwájú. Fìlà lè jẹ́ fìlà ilé tí ajá. Ó dẹ̀ lè jẹ́ èyí tí wọ́n ń pa mọ́ etí. Fìlà lè jẹ́ oríṣiríṣi àwọ̀. Ó lè jẹ́ aláwọ̀ funfun, ó lè jẹ́ aláwọ̀ pupa, ó lè jẹ́ aláwọ̀ dúdú. Ó dè sí lè jẹ́ èyí tó fi ara jẹ́, àwọ̀ jẹ́ aláwọ̀ ewé. Fìlà jẹ́ ohun tó ṣe wípé kò, kò, kò, kò ń ṣe ohun tí ò wọ́pọ̀ láwùjọ. Gbogbo ènìyàn ló mọ̀ wípé fìlà ohun tó dára ni. O ní fìlà yíò kéńkélé, ẹ jọ máa skẹ́skẹ́lé. O ní fìlà yíò skẹ́skẹ́lé, ẹ jọ máa skẹ́skẹ́lé. Ni àwùjọ wa, ní ibi tí èmi ti wá, ní ìlú tí èmi ti wá, fìlà jẹ́ ohun tó ṣe wípé ó wọ́pọ̀ láàárín wa, tó ṣe wípé a mọ ìwúlò rẹ̀, ẹṣeun púpọ̀ púpọ̀

Ìbéèrè sọ wípé báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà ìbára rẹ sọ̀rọ̀. Àwọn oníbàárà mi ni àwọn tó ṣe wípé wón ń bá mi ra ọjà ní ilé ìtajà mi. Àwọn oníbàárà mi, wón jẹ́ àwọn tó ṣe pàtàkì ní ètò okoòwò mi. Àwọn oníbàárà mi, mi ò gbọdọ̀ fi wọ́n ṣeré nítorí wípé gbogbo ìgbà ni wón máa ń ṣe, ni wón máa ń wà ní ọ̀nà òtítọ́, ni wón máa ń ṣe, ni wón máa ń wà lọ́nà òótọ́. Àwọn oníbàárà mi, mo gbọdọ̀ bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Àwọn oníbàárà mi, wón ṣe kókó ní ayé mi, wón ṣe pàtàkì, wón ṣe gbòógì nínú àti ṣe rere mi nínú okoòwò mi. Àwọn oníbàárà mi, mo gbọdọ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìdùnnú, mo gbọdọ̀ ṣe ọ̀yàyà pẹ̀lú wọn. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo lè lo èdè Gẹ̀ẹ́sì, mo sì lè lo èdè Yorùbá. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ bá àwọn oní-oníbàárà mi sọ̀rọ̀ tí wọ́n ò sí nítòsí mi, màá máa lo ẹ̀rọ èyí tí a fi ń bá ni sọ̀rọ̀, èyí tí à ń pè ní fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Màá pè wọ́n, màá bèrè àláfíà wọ́n. Ọ̀pọ̀ ìgbà ni àwọn oníbàárà mi máa ń ní ìlàkọ́jà kí n má kan tí ẹ dédé fi sí ọkàn wípé bóyá ṣe ni wón ń bá mi jà. Màá bèrè wọ́n ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí n bèrè àláfíà wọn. Ọ̀pọ̀ ìgbà ni ìlàkọ́jà wọn tó ṣe wípé ohun tí mo lè bá wọn dá sí ni tí màá bá wọn dá sí. Mo tún lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní ipa ti méèlì kí n ṣe àtẹ̀ránsẹ́ méèlì sí wọn. Tí mo bá ṣe àtẹ̀ránsẹ́ méèlì sí wọn, màá fi bá wọn sọ̀rọ̀, màá fi bèrè àláfíà wọn. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n á fi lè sọ fún mi oyè ọjà tí wọ́n fẹ́, àkókò tí wọ́n fẹ́ sí, àti oríṣiríṣi ohun tí wọ́n bá fẹ́ ní inú ọjà mi. Ọ̀pọ̀ ìgbà náà ni màá lo àtẹ̀ránsẹ́ ti fóònù ti ẹ̀rọ àgbéká tí màá fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tí wọ́n á dẹ̀ fi dá mi lóhùn bí ọjà ṣe máa dé ọ̀dọ̀ wọn, bí mo ṣe máa gbe fún onímótò tàbí tí wọ́n a ṣe fi ènìyàn ránṣẹ́ tí màá gbé ọjà fún. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni màá pè wọ́n ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo lè bá wọn sọ̀rọ̀ nípa ti, ẹ, láti nípa titifi ìwé ránṣẹ́, nípa kíkọ ìwé ránṣẹ́ sí àwọn oníbàárà mi. Àwọn oníbàárà mi ní ọ̀pọ̀ ìgbà náà wọ́n máa ń fi ìwé ránṣẹ́ sí mi láti kọ gbogbo ohun tí wọ́n nílò fún rírà láti ọ̀dọ̀ mi àti bí mo ṣe máa gbe ránṣẹ́ sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó fi rọrùn láti lo ẹ̀rọ ayára bí àṣá náà láti lè fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Ẹ ṣeun, ṣeun púpọ̀, púpọ̀, púpọ̀, lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè sọ wípé ṣe o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ri? Béèni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáradára rí. Eh, ohun gbogbo tí ó bá wà ní agbègbè wa, a gbọdọ̀ fọkàn sí wípé, ó gbọdọ̀ yàtọ̀ ní ìlú mìíràn nítorí àì jẹbẹ́, ó máa jẹ́ ìlàkọjá tí ó dára fún wa. A gbọdọ̀ fi ọkàn sí wípé bá a bá ṣe, bá a bá ṣe ń ṣe níbí, èèwọ̀ ibo mìíràn ni tí a bá ń ṣe orí sílẹ̀ ní ìlú tọ̀ọ̀dọ̀ wá níbí. Ọ̀pọ̀ ìgbà ni ó jé wípé ìlú mìíràn táa bá wà, a ò lè dédé ṣi orí sílẹ̀ táa bá ti fẹ́ jáde sí òde. Ọ̀pọ̀ ìgbà ni a gbọdọ̀ fi ọkàn sí wípé bá a ṣe ń ṣe níbí, èèwọ̀ ibo míì ni kí a dẹ̀ máa hùwà bí, bí Rómù ṣe ń hùwà tí a bá ti dé Rómù. Èyí ni ó mú mi rántí ìgbà tí mo lọ sí ìrìnàjò lọ sí ìlú kan tó jẹ́ ìlú àwọn Mùsùlùmí. Ìlú yìí a ò lè dédé jáde láìṣe wípé a wọ aṣọ tó ṣe wípé ó bo ra dáradára. A ò lè dédé jáde káṣọ wípé a ṣí orí wa sílẹ̀, tàbí ẹsẹ̀ wa wà ní ṣíṣí sílẹ̀. A gbọdọ̀ da aṣọ bo ara wa láti orí títí dé àtẹ́lẹsẹ̀ ni. Mo tó fẹ́ sọ fún yin wípé ìlú yìí, ó gbọdọ̀ wọ ìbọ̀sẹ̀, ó gbọdọ̀ wọ ìbọ̀wọ́, ó gbọdọ̀ da aṣọ bo orí láti orí dé ẹsẹ̀ kí o tó jáde sí ìta. Ó mú mi rántí ọ̀rẹ́ wa kan táa jọ lọ nígbà yẹn. Ó sọ wípé "à, orú pọ̀ ní ìlú yẹn, òun fẹ́ jáde láì wọ aṣọ. À, wón nàá, wón ṣe bí ọṣẹ ṣe ń ṣojú kó tó di pé ó padà wá sílé. Wón ti ẹ sọ wípé torí pé ó jẹ́ àlejò ni, tó bá jẹ́ àwọn ará ìlú gangan ni, wón á fún un ní ìjìyà tó tọ́ tó ṣe wípé wón máa tì í mọ́lé tí wọ́n ma fi ìyà tó tọ́ jẹ ẹ́". Ní ìdí èyí tí a bá lọ sí ìrìnàjò lọ sí ìlú mìíràn, ẹ jẹ́ ká fi ṣi ọkàn wípé a gbọdọ̀ wà ní ìlànà pẹ̀lú ìlú mìíràn. Ìrìnàjò lọ sí ìlú mìíràn ó máa ń jẹ́ kí ènìyàn ní ìrírí tó yàtọ̀ sí èyí tí ènìyàn ti ni tẹ́lẹ̀. Ó máa ń jẹ́ kí ènìyàn rí àwọn oríṣìíríṣìí ilé èyí tí ènìyàn ò tíì rí ní agbègbè rẹ̀ tẹ́lẹ̀. Ó máa ń jẹ́ kí ènìyàn ní ọ̀rẹ́ tuntun. Ó máa ń jẹ́ kí ènìyàn kọ́ ẹ̀kọ́ tuntun. Ó máa ń jẹ́ kí ènìyàn ní ìrírí tuntun. Ó máa ń jẹ́ kí ènìyàn ní oríṣìíríṣìí ohun tó ṣe wípé ènìyàn ò tíì ní rí. Ó máa ń jẹ́ kí ènìyàn ní dúkìá. Ó máa ń jẹ́ kí ènìyàn ní, kí ènìyàn pàdé olórí tàbí aláàánú ní ọ̀pọ̀ ìgbà tí Ọlọ́run bá fi sí ìrìnàjò náà. Mo máa ń rin ìrìnàjò lọ sí ìlú mìíràn o nítorí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó fún ìgbédìde àti ìgbéga ti èmi náà. Ẹ ṣe ohun púpọ̀.

Ìbéèrè sọ wípé, oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? À, oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa, ó pé oríṣiríṣi. Mi ò tí è lè sọ tán gan. Àmọ́ èyí tí mo mọ̀ tó ṣe wípé mo mọ̀ ó ṣe dáadáa, tó dá mi lójú dáadáa, bí ọṣẹ, òun ni èkuru. Èkuru jẹ́ oúnjẹ tó ṣe wípé ó ládùn. Èkuru jẹ́ oúnjẹ tó ṣe wípé ó sara lóore. Tó ṣe wípé ó máa radán, tó ń mú ni dàgbà sí, tó tún fún ni ní ẹ̀jẹ̀. Àwọn ohun tí wón fi ń ṣe èkuru ni ẹ̀wà. Ẹ̀wà ni ohun gangan tó jẹ́ èlò tí a fi ń ṣe èkuru. Tí a lè ra ẹ̀wà bóyá jẹ́ ẹ̀wà pupa, a lè ra ẹ̀wà funfun, a lè ra ẹ̀wà nílá, a lè lè ra ẹ̀wà wẹ́wẹ́ láti ṣe èkuru. Èkuru ṣíṣe, ó ní òpó lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbón oúnjẹ tó dára ni. Ọmọdé lè jẹ èkuru, àgbàlagbà lè jẹ èkuru. Tí mo bá ti ra ẹ̀wà, bóyá mo ra agolo márùn-ún, màá da ẹ̀wà yìí, màá dàá sí omi, màá wá dúró kí ẹ̀wà yìí rẹ fún bí bóyá ìṣẹ́jú bí ogún. Tí ẹ̀wà yìí bá ti rẹ, màá wá bò ó dáadáa. Tí mo bá ti bó gbogbo epo rẹ̀ dànù, màá yọ́ omi rẹ̀, màá wá mú èyí tó ti mọ́, aṣọ rẹ̀, màá dà á sọnù. Màá wá gbé ẹ̀wà tó ti mọ́ yìí, màá ṣẹ̀ṣẹ̀ wá dà á sí omi. Màá wá tú dúró fún bí wákàtí méji tàbí mẹ́ta kí ẹ̀wà náà kó lè rẹ dáadáa. Nítorí tí ẹ̀wà yìí ò bá ti rẹ, pípo rẹ̀ ó máa da ènìyàn láàmú. Fún ìdí èyí, a gbọ́dọ̀ ní sùúrù dáradára kí ẹ̀wà yìí kó rẹ. Tó bá ti rẹ dáradára, à gbe lọ sí ìdí ẹ̀rọ, máa bá wa lò. Tí a bá ti gbe padà sí ilé, àwa bẹ̀rẹ̀ pípo èkuru yìí. A lè po ó dáadáa. Tó bá ti po dáadáa, tí a bá ti fẹ́ mọ̀ wípé èkuru yìí a ti po dáadáa, tí a bá ti mú kékeré lára èyí tí a po yẹn, ta fi sí orí omi, ẹ̀, èkuru yìí, kékeré nínú ẹ̀wà èkuru yìí tí a bá ti fi sí orí omi, ó máa léfo kò ní lọ sí ìsàlẹ̀ omi. Èyí ni a fi mọ̀ wípé èkuru yẹn a ti po dáradára. Tí a bá ti po tán, tó ti dúró déédé, à wa mú ewé, a pọ́n sí ewé. Tí a bá ti pọ́n sí ewé, a ko sínú ìkòkò ìṣe, ìkòkò ìṣèbẹwà. À wá sèé, a lè sèé fún bí bóyá bí ọgbọ̀n ìṣẹ́jú tàbí ogójì ìṣẹ́jú. Tí a bá ti sèé dáradára tó jiná, kò gbọdọ̀ túbọ̀ pẹ́ ní orí iná, nítorí tí ó bá ti pẹ́ lórí iná, a padà sẹ́yìn. À wá dín ata àti àlùbósà tó pọ̀ dáradára, à wá dín pẹ̀lú epo. À wá fi jẹ èkuru. Èkuru jẹ́ oúnjẹ tó dára, tó ládùn. Nínú ata èkuru yìí, a fi edé síi, a fi ẹja gbígbẹ síi, a fi inú ẹran síi. À wá jẹ, a fi omi tútù, a fi tẹ̀ sí ìsàlẹ̀. Ẹ ṣe ohun púpọ̀.

Ìbéèrè sọ wípé, àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Àkókò tí ọ́fíìsì mi ń ṣí ní aago mẹ́jọ. Aago mẹ́jọ yìí, a gbọdọ̀ tètè dé bẹ̀ nítorí wípé à gbọdọ̀ pẹ́ dé ibi iṣẹ́. Oníṣe, oníṣẹ́ ìṣègùn ni mí. Ọ́fíìsì wa kì ń kò ń sí ní títì. Ṣùgbọ́n àkókò tó jẹ́ àkókò ọ́fíìsì ni aago mẹ́jọ. A gbọdọ̀ wà ní ọ́fíìsì. Ìyẹn ni ilé iṣẹ́ níbi iṣẹ́ wa. A gbọdọ̀ wà nbẹ̀ bóyá fún gbogbo ọjọ́ yípo. Èyí tí wọ́n ń pè ní gbogbo ọjọ́ ni inú gbogbo wákàtí nínú ọjọ́, ọ ni ọ́fíìsì mi fi máa ń ṣí. Ṣùgbọ́n èyí tí àwọn ènìyàn mọ̀, tó dá àwọn ènìyàn lójú ni pé, aago mẹ́jọ ni ọ́fíìsì mi máa ń ṣí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí titi wa, gẹ́gẹ́ bí oníṣègùn oyìnbò, a gbọdọ̀ wà níbẹ̀ ní gbogbo wákàtí ní ọjọ́. Ní ìgbà tí a bá ní àkókò láti sinmi, wọ́n á tún fún wa ní àkókò láti sinmi. Ọ́fíìsì wa máa ń ṣí sílẹ̀ ní gbogbo ìgbà ni. Ṣùgbọ́n àwa tá a wà níbẹ̀, tá a jẹ́ òṣìṣẹ́, a máa wà níbẹ̀ pé ká dé bẹ̀ ní aago mẹ́jọ. Àwọn kan á tún gba iṣẹ́ ní aago méjì. Àwọn kan á tún gba iṣẹ́ ní aago mẹ́fà. Ba ṣe ń ṣe gbogbo rẹ̀ nìyẹn. Àwọn tó bá ti gba iṣẹ́ ní aago mẹ́fà, wọ́n á ṣiṣẹ́ títí da ilẹ̀ mọ́. Da aago mẹ́jọ òwúrọ̀ ọjọ́ kejì tí ẹlòmí tún gba iṣẹ́ aago mẹ́jọ, á tún ṣe di aago méjì tàbí mẹ́ta. Tó ba tú ti ṣe di aago méjì tàbí mẹ́ta, a tún gba ẹlòmíràn á tún gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀. A tún ṣe a-a tún ṣe iṣẹ́ yìí títí di bóyá bí aago mẹ́f- márùn-ún, mẹ́fà tàbí sí mẹ́jọ. Ko tó tú di pé ó tu fi iṣẹ́ náà sílẹ̀ títí di ọjọ́ kejì. Ó fin ọ̀gbà wa láyè ká máa pẹ́ dé ibi iṣẹ́. Ni idí è yìí, ọ́fíìsì wa gbọdọ̀ wà ní ṣíṣí ní aago mẹ́jọ òwúrọ̀ títí tí di ilẹ̀ mọ́. Bá dẹ̀ ṣe ń ṣe é nìyẹn ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ títí yípo oṣù, títí yípo ọdún. Ọ́fíìsì wa òun wà ní síni títì gbogbo ìgbà ní ọ́fíìsì wa máa ń ṣí sílẹ̀ ní déédé bí i aago mẹ́jọ títí di ọjọ́ kejì. Èyí ni ó jẹ́ kí wọ́n mọ wípé tí aláìsàn bá ń bọ̀, kò ní di wípé kò bá ẹnikẹ́ni ní ibi iṣẹ́ wa. Ẹ ṣeun púpọ̀.

Ìbéèrè sọ wípé báwo ni o ṣe máa ń gba ìyìn? Tí ènìyàn bá ti ṣe iṣẹ́ rẹ̀ dojú àmì, dandan ni kó gba ìyìn. Ọlọ́run ni ń fúnni ní ìyìn níbi iṣẹ́ ẹni. Ṣùgbọ́n tí àwa náà bá fi ọmọlúàbí sí iṣẹ́ wa, dandan ni kí á gba ìyìn. Tí a bá ṣiṣẹ́ wa dojú àmì ní ibi iṣẹ́ wa tàbí ní ìdí òwò wa, dandan ni ká gba ìyìn níbẹ̀. Tí ènìyàn bá fi ọkàn ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá rẹ̀, dandan ni kí ó gba iyì níbẹ̀. Ó fún mi rán ti ọ̀rẹ́ mi kan tí ó lọ kọ́ṣẹ́ tailor, iṣẹ́ àwọn tí wọ́n ń ṣe aránṣọ. Ó ìgbà tí ó dé bẹ̀, ó rí i wípé àwọn tí òun bá níbẹ̀, wọ́n máa ń rí ọ̀gá wọn fín. Ṣùgbọ́n ọmọ tó jáde ní ilé eré l’ọ̀rẹ́ mi, èyí mú láti má tẹ̀lé àwọn ìlànà tí ó bá ní ibi iṣẹ́ ìránṣọ tí mò ń sọ yìí. Ó fi ara ṣiṣẹ́, ó fi ọkàn ṣiṣẹ́ fún ọ̀gá rẹ̀ títí dé pé ọ̀gá ẹ̀ ó lè fi owó sí i lọ́wọ́ pamọ́. Ní ìgbà tí àkókò tó, láìmọ̀ wípé owó tí ọ̀gá rẹ̀ ń fi sí i lọ́wọ́ pamọ́, òun ń bá mu pamọ́ kí ó lè fi ra irinṣẹ́ fún un nígbà tí ó bá ń lọ ni. Ọ̀rẹ́ mi yìí ó kọ́ iṣẹ́ ìránṣọ fún ọdún mẹ́ta. Ojoojúmọ́ tí ó bá ti dé ibi iṣẹ́, nítorí wípé òun ń fi ọkàn sí iṣẹ́, kì í rojú tí wọ́n bá rán níṣẹ́, tí ọ̀gá bá rán níṣẹ́, a jẹ iṣẹ́ náà, a dẹ̀ jẹ dáradára. Ó wá tún jẹ́ olóòótọ́ ọmọ, ọmọlúàbí tí wọ́n bá tún wọ́n bí ní ilé eré tí wọ́n dẹ̀ kọ́ tó gbẹ́kọ́ ni ọ̀rẹ́ mi tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Kí n má fa ọ̀rọ̀ gùn ní ojoojúmọ́ ní ìgbà tó tó ọdún kan tí ọ̀rẹ́ mi dé bẹ̀, tí ọ̀rẹ́ mi bá ti dé ibi iṣẹ́ ní ojoojúmọ́, ọ̀gá rẹ̀ yìí á fún un ní náírà mẹ́wàá wípé kó bá òun mu dání títí tí ọdún fi yípo. Ó wá sọ fún ọ̀gá wípé "ọ̀gá, owó tẹ kó sí ọwọ́ mi ni òní náírà mẹ́wàá mẹ́wàá, ó máa ti di oyè báyìí" láìmọ̀ wípé ọ̀gá náà fi ọkàn sí i oyè tó ń fún un ní ojoojúmọ́. Ọ̀rẹ́ mi ò náání owó yìí. Dèpòdépò tí a ti yi mọ́ ọ̀gá lójú wípé oyè tó fún un ò tó bẹ́ẹ̀. Ìgbà tó tún di ọdún kẹta tí ó jẹ́ ọdún tí ọ̀rẹ́ mi á gba ẹ̀ ààyè láti lọ di ọ̀gá ní ààyè tirẹ̀, ọ̀gá yìí tún bẹ̀rẹ̀ sí í fi náírà mẹ́wàá mẹ́wàá sí i lọ́wọ́ títí tí ọdún náà fi yípo tí àkókò ṣìṣì fi tó láti gba ààyè. Mo fẹ́ sọ fún un yín wípé nígbà tí ọ̀rẹ́ mi yìí fẹ́ gba ààyè, ó kó owó yìí jáde fún ọ̀gá rẹ̀ wípé "à oye, báyìí ni owó tó wà ní ọwọ́ mi". Ọ̀gá rẹ̀ wá sọ fún wípé "òun ló ni owó, wípé kó lọ wá mo tàbí tó bá tóo ra àwọn irinṣẹ́ tí á fi bẹ̀rẹ̀ sí í di ọ̀gá tá fi lè máa ṣiṣẹ́ ní ààyè rẹ̀". Inú ọ̀rẹ́ mi dùn. Ọ̀nà yìí ni ọ̀rẹ́ mi fi gba iyì gẹ́gẹ́ bí wípé ó fi ọkàn ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá rẹ̀.

Ìbéèrè sọ wípé ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Bẹ́ẹ̀ni o, mo lè lo ọwọ́ ọ̀tún, mo lè lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún ní ilẹ̀ Yorùbá, ó jẹ́ ọwọ́ tó ṣe wípé ọwọ́ ta fi ń fúnni ní ọ̀wọ̀ ni. Ní ilẹ̀ Yorùbá, a gbọdọ̀ lo ọwọ́ ọ̀tún láti fún àgbàlagbà lówó tàbí ohunkóhun tó bá wà lọ́wọ́ wa. Ní ilẹ̀ Yorùbá, ọwọ́ ọ̀tún ni a máa ń gbà nígbà tí a bá fẹ́ kíni. Ní ìlànà tí èki ti elédè gẹ̀ẹ́sì, ọwọ́ ọ̀tún wọ́n ni náà ni a máa ń lò láti kọ iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ilẹ̀ Yorùbá ẹni tó bá lo ọwọ́ òsì láti fún àgbàlagbà ní owó tàbí ní ohun tó wà lọ́wọ́ rẹ̀, a wà dàbí àárín fín. Ní ilẹ̀ tiwa, ní ilẹ̀ Yorùbá, ọwọ́ ọ̀tún àtòsi ló yẹ kí a máa lò. Ọwọ́ òsì jẹ́ ọwọ́ tí wọ́n ti ń wo ìràwọ̀ ẹni, tí wọ́n ti ń wo ìlà kọjá ẹni. Ní ilẹ̀ Yorùbá tí àgbàlagbà tó bá fẹ́ bá wa sọ̀rọ̀, a sọ fún wa wípé ká má fi sí ọwọ́ ọ̀tún wa o, wípé ọwọ́ òsì wa ni ká fi ọ̀rọ̀ yẹn sí, ká má bàá fi jẹun. Nítorí pé ọwọ́ òsì a kì í lò déédéé. Nítorí wípé ọwọ́ ọ̀tún wa ni ọwọ́ tí a máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá fẹ́ mú owó, tí a bá fẹ́ fọ aṣọ tàbí tí a bá fẹ́ fọ ilẹ̀, ọ̀nà ọwọ́ ọ̀tún la máa ń fọ̀ sí, nítorí pé ọwọ́ ọ̀tún yẹn òun ló mọ́ wa lára jù lọ. Ọ̀pọ̀ ìgbà ni a ti máa ń lo ọwọ́ ọ̀tún wa láti ṣe gbogbo iṣẹ́ tí a bá fẹ́ ṣe. Ká tó rántí wípé ọwọ́ òsì wa náà ń ṣiṣẹ́. Ọwọ́ òsì tí wọ́n bá sọ, tí Yorùbá bá sọ wípé, "háà, o ò wúlò bí ọwọ́ òsì", a jẹ́ wípé ẹni náà kò jáfáfá, ẹni náà kìí ṣe déédéé, ẹni náà kò wúlò láwùjọ. Ohun tí wọ́n ṣe máa ń sọ wípé, "o bàjẹ́ bí ọwọ́ òsì" tàbí "o ò wúlò bí ọwọ́ òsì", ohun tí wọ́n ṣe máa ń sọ bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá nìyẹn. Àti ọwọ́ ọ̀tún mi àti ọwọ́ òsì mi ni mo máa ń jẹ́ kí wọ́n wúlò tí mo sì máa ń lò dáradára. Èmi ti ẹ̀ jẹ́ ènìyàn kan tó ṣe wípé tí mo bá gbálẹ̀, ọwọ́ òsì ni mo máa ń fi ń gbálẹ̀ mi ní ọ̀pọ̀ ìgbà torí ọwọ́ òsì mọ̀ mi lára. Tí mo bá fẹ́ ṣe iṣẹ́, ọwọ́ ọ̀tún mi náà ó mọ̀ mi lára. Ọwọ́ òsì ni a máa ń fi òrùka sí tí a bá fẹ́ ṣe ìgbéyàwó. Gbogbo ọwọ́ wa ló yẹ ká máa lò ní déédéé. Ẹ ṣeun púpọ̀púpọ̀.

Ìbéèrè sọ wípé, ṣe ó máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, ìdáhùn mi ni wipé bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Ntorí ìpara jẹ́ oun tó ṣe pàtàkì ní ara wa. Ìpara jẹ́ oun tí a máa ń fi sí ara wa láti wà ní ìmọ́tótó. Ìpara jẹ́ oun tó ṣe pàtàkì fún ara wa. Ntorí tí a ò bá fi ìpara sí ara, ara wa a máa sunkì, ara wa ò ní dán, ara wa o lè máa ṣí tí a ò bá fi ìpara sára. Wọn máa ń ṣe ìpara láti àwọn ibi tí wón ti máa ń lo àwọn oríṣiríṣi èròjà tó máa ṣe déédé sí ara wa. Fún ìdí èyí, ìpara jẹ́ oun tó ṣe pàtàkì fún ara wa láti máa wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà. Oríṣiríṣi ìpara ló wà. A rí ìpara èyí tó ṣe wípé ó kì, a rí èyí tó ṣe wípé ó sàn. Ẹlòmíràn a máa lo òróró gẹ́gẹ́ bí ìpara. Ẹlòmíràn a máa lo òrí gẹ́gẹ́ bí ìpara. Ẹlòmíràn a máa lo tẹ́pọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìpara. Ohun tó ṣà ṣe pàtàkì ni wípé ká fi ìpara sára kí ara wa kó lè máa dán, kó lè yá mọ́ ni. Èmi ní tìtẹ̀ mi, òrí ni mo máa ń lò. Ntorí pé òrí a máa n mára dán. Tí egbò gan bá wà ní ara, òrí á jẹ́ kó tètè jiná. Irú òrí tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ọmọ tí ó bá fi ara jóná, tí wọ́n bá tètè fi òrí pá, a tètè máa jiná. A tètè jẹ́ kí ara náà kó tètè ní ìwòsàn. Ìpara ṣe pàtàkì fún ara. Ní ìmọ̀ ìyè tèmi, ẹni tó bá pupa, á lo ìpara tó bá lára mu. Ẹni tó bá dẹ̀ sí dúdú náà, á lo ìpara tó bá lára mu. Ọ̀pọ̀ ni mo ti rí o tí wọ́n kọjá àyè wọn pẹ̀lú ìpara tí wọ́n n fi sára. Tí ènìyàn dúdú, a fẹ́ sọra rẹ̀ di ènìyàn pupa lójijì. Ntorí pé ó ń jowú ènìyàn pupa tó wà ní sàkání rẹ̀. Ojúkòkòrò ni mo ka èyí sí o. Nítorí wípé ohun tí Ọlọ́run bá ti fún ni, ohun ni ó bá ni lára mu. Gbogbo ohun tí Ọlọ́run bá sì dá dáradára ni. Ẹ má jẹ ká k-- kọ ìpara ènìyàn dúdú sí ènìyàn pupa lára. Ẹ ṣeún pọ̀.

Ìbéèrè sọ wípé ṣe o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, èmi máa ń jẹ ẹran, mò ń jẹ ẹja, mò ń jẹ ẹyin, gbogbo ohun tó ń ṣara lóore ni mò ń jẹ. Ẹran jẹ́ ohun tó ṣe wípé ó ṣara lóore. Ẹran mú ara dán. Tí a bá jẹ ẹran, a máa fi wa, a máa fún wa ní ẹ̀jẹ̀, a máa fún wa ní ìfọ̀kànbalẹ̀ ní àgọ́ ara wa. Ẹran jẹ́ àwọn èròjà tó ń mú ni dàgbà sí. Ẹran jẹ́ àwọn èròjà ní inú oúnjẹ tó ṣe wípé ó ṣe pàtàkì. Ẹran a máa fún ni lẹ́jẹ̀ bí ẹ̀wà ṣe ń fún ná, fún ni lẹ́jẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹran ń fún ni lẹ́jẹ̀ ní àgọ́ ara. Ẹ̀jẹ̀ dẹ̀lé le yìí dá, ó ṣe pàtàkì ní àgọ́ ara wa. Ẹni tí ò bá lẹ́jẹ̀ bí ìgbà tí ó ṣe wípé òkú ni. Ní ìdí èyí, mo máa ń jẹ ẹran o. Oríṣiríṣi ẹran dè ni mo máa ń jẹ. Mo máa ń jẹ ẹran ewúrẹ́, mo máa ń jẹ ẹran màlúù, mo máa ń jẹ ẹran ẹlẹ́dẹ̀, mo máa ń jẹ ẹran adìẹ, mò ń jẹ ẹran pẹpẹ́yẹ. Kò sí ẹran tó ṣe wípé kò da fún ara. Gbogbo ẹran èyí tó wà ní inú igbó, ẹran ìgbẹ́ni o tàbí ẹran oko, gbogbo ẹni mò ń jẹ nítorí pé ẹran ṣe pàtàkì fún àgọ́ ara mi. Ó ṣe iyebíye sí àgọ́ ara mi. Oríṣiríṣi ọ̀nà la lè gbà jẹ ẹran. A lè sun ká fi ṣe súyà, a lè bọ̀ ká sì jẹ, a lè, a lè din ká, ká fi pamọ́ ká rọra máa jẹ. Oríṣiríṣi ọ̀nà la lè gbà se ẹran. Ẹlòmíràn lè se ẹran rẹ̀ kó fi àlùbọ́sà bọ̀, kó fi magí bọ̀. A lè rí ẹlòmíràn tó ṣe wípé kikii iyo nìkan, kékeré lákùrọ̀ rá fi sè, tá fi sè, tá fi bọ̀, tá di rọra á jẹ nǹkan rẹ̀. Èyí tó ṣe pàtàkì ni wípé ká jẹ ẹran, ká dẹ̀ tó máa ṣe ara wa lóore. Ẹran màlúù tàbí ẹran ẹlẹ́dẹ̀ tàbí ẹran ewúrẹ́, ẹ̀ wọ́n sọ wípé kò dára púpọ̀ ju ta bá jẹ́ ju. Àwọn olóyìnbó sọ wípé ẹran adìẹ tàbí ẹran tòlótòló wípé òun ló ṣe ara wa lóore jù nítorí wípé ó ṣe àǹfààní fún ara wa ju ẹran ewúrẹ́ tàbí ẹran ẹlẹ́dẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjàǹbá tí ẹran ń ṣe lára ju kó ṣe ara lóore tá bá ti jẹ́ ní ìwọ̀ntúnwọ̀nsì nítorí pé ó ń fún wa lẹ́jẹ̀. Ẹ̀ṣẹ́ púpọ̀

Ìbéèrè sọ wípé, ṣe ó máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ìdáhun mi ni wípé, bẹ́ẹ̀ ni. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tó ṣe wípé a ti ń kọ́ ẹ̀kọ́ ní òde òní. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé àwọn ǹkan gan-an tí wón kọ́ wa, bóyá ní ibi iṣẹ́ wa ni tàbí ní ilé ìwé wa, tó ṣe wípé kò ye wa dáradára. Tó ṣe wípé àwa la ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀rọ ayélujára tàbí ẹ̀rọ ayárabíàṣá wa tí a gbé, tí àwa fi lọ bèèrè irú ìbéèrè tàbí irú ẹ̀kọ́ eyi tí wón kọ́ wa ní yàrá ìkàwé wa tí a ṣẹ̀ṣẹ̀ wá máa kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, bí i ọ̀nà tí a fi le gbárán ṣọ láì dé ilé aláṣọ rírán, tàbí ọ̀nà tí a fi le gbà gé aṣọ láì tí è berẹ lọ́wọ aláṣọ rírán ní tòsí ọ̀dọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti kọ́ bí a ṣe ń ṣe àkàrà òyinbo lórí Íńtánẹ́ẹ̀tì láì tí è dé tòsí àwọn tí wón ń kọ́ ènìyàn ní àkàrà òyinbo Èyí túmọ̀ sí wípé Íńtánẹ́ẹ̀tì ó ran èmi lọ́wọ́ láti gbé ìgbé ayé ìrọ̀rùn. Ìgbà kan ti ẹ̀wà tó ṣe wípé ọbẹ̀ kan tí àwọn, ẹ́, àwọn Íbò tí ó wà nítòsí ọ̀dọ̀ wa tí wón sè ní àkókò ìgbà kan, mo nífẹ̀ẹ́ sí ọbẹ̀ náà, ṣùgbọ́n kò sí ẹni tí ó le kọ mí ní tòsí. Mo dẹ̀ fẹ́ fi ṣe ìyàlẹ́nu fún ọkọ̀ mi nílé. Bí mo ṣe bọ́ sí orí Íńtánẹ́ẹ̀tì nìyẹn o, tí mo lọ kọ́ ọbẹ̀ yìí. À! Mo kọ mo gbogbo èròjà tí wón ní kí n rà pátápátá ni mo rà. Bí ẹni náà ṣe ń ṣe, lémi náà ń ṣe tẹ̀lé ẹni náà. Mo kọ tó ṣe wípé ó yé mi dé, ó yé mi dáradára, ó yé mi dájudáju. Èmi náà wá lọ ṣe ẹ̀dá bí ẹni náà ṣe kọ̀ mí ní Íńtánẹ́ẹ̀tì. Lórí Íńtánẹ́ẹ̀tì yìí ni mo máa ti kọ ọbẹ̀ yìí o. Inú mi dẹ́dùn nítorí pé mo sè é gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bó ti yẹ, ó dẹ̀ yọrí sí dáradára. Aimoye ohun tí mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ìmọ̀kún ìmọ̀ mi. Mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì náà láti kọ́ òye, mọ òye tí mo ní láti tọ́jú àwọn aláìsàn. Aimoye ọ̀nà tó ṣe wípé mo ti gbà tọ́jú aláìsàn tó ṣe wípé kì í ṣe ní ohun tí mo ti kọ́ ní ilé ìwé tàbí ohun tí bóyá ohun tí mo ti gbàgbé gan-an ni ní ilé ìwé tí wọ́n ti kọ́ mi rí tó ṣe pé Íńtánẹ́ẹ̀tì ló padà rán mi létí tàbí tó ṣe ohun gan-an ló kọ́ mi dáradára. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ọ̀nà tí a ti le gbà kọ́ ẹ̀kọ́ dáradára. Yálà sí dáradára ni tàbí búburú, ṣùgbọ́n èmi ń lo Íńtánẹ́ẹ̀tì láti kọ́ ẹ̀kọ́ tó dára. Eseun púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè sọ pé kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Àá mọ́ rántí àwọn ìgbà tó ṣe wí pé a ṣi pọ̀ ní ilé ibi ta ti ta kọ́kọ́ gbé ní ìgbà tí àwọn ilé kọjúsími kọjúsí ọ. Ni àwọn àkókò wọ̀nyí, àwọn ọmọdé pọ̀ ní agbègbè yìí tó ṣe wí pé àjọ máa ń ṣeré papọ̀ ni. Àwọn àkókò tó ṣe wí pé tí a bá fẹ́ lọ wo ẹ̀rọ amóhùnmáwòrán, tó ṣe wí pé àkókò yìí a máa lọ sí ilé báálẹ̀ láti lọ wo eré ìdárayá ni. Ní ìgbà tí a bá lọ sí ilé báálẹ̀ láti lọ wo eré ìdárayá, wọ́n ò máa kí gbé ìjókòó fún wa. Orí ilẹ̀ la máa jókòó sí tá ká ẹsẹ̀ wa papọ̀. Tá wo eré ìdárayá yìí, ọ̀pọ̀ ìgbà gan lá máa ń sùn lọ sí ibi eré ìdárayá tí a lọ wò ní ilé báálẹ̀ wa. Àwọn àkókò yìí jẹ́ àkókò tó ṣe wí pé má ni gbàgbé ni fún mi. Tó ṣe wí pé mo máa ń rántí tí màá tún bú sẹ̀rin ní òde òní tó ṣe wí pé tẹlifísàn, ẹ̀rọ amóhùnmáwòrán, ó ti wáá jẹ́ ohun tó ṣe wí pé kọ́bọ̀ mẹ́wàá tàbí kọ́bọ̀ kan tàbí kọ́bọ̀ mẹ́sàn-án ni àwa ń rí ní gbogbo agbègbè wa. Èyí jẹ́ kí n rántí wí pé àá ọmọdé ò ṣe é kú sí ní ìgbà tí à ń sọ̀ wọ̀nyí tí wọn ò bá ti gbà kí á lọ wo ẹ̀rọ amóhùnmáwòrán ní ilé báálẹ̀. A á sunkún, sunkún, sunkún, sunkún. Ọ̀pọ̀ ìgbà là á kọ́ ta o ní jẹun alẹ́ nítorí wí pé wọn ò gbà ká lọ wo eré ìdárayá ní ilé báálẹ̀. Mo tún rántí àwọn àkókò yìí tó ṣe wí pé, ẹ́ fìtílà tó ń lò, àwọn fìtílà saka bùlà ni. Tó ṣe wí pé a ti a ti ṣẹ́ sílẹ̀ kó tó di pé a lọ wo ìran ẹ̀rọ amóhùnmáwòrán. Ìgbà yìí náà la máa ń lo fìtílà tó ṣe wí pé wọn máa ń bu kerosíínì sí, tí a máa ń tàn mọ́jú ní ilé wa táa fi máa ń rína. Ọ̀pọ̀ ìgbà náà ló ṣe wí pé tí a bá fẹ́ ṣeré òṣùpá, ògùsọ lá máa tàn láti rína tàbí ká taná sí àárín ilé ká lè fi rína kí ejò olóró má bàá bù wa jẹ nígbà tí a bá ṣe eré òṣùpá. Ìyá àgbà ló máa ń pa àló fún wa ní àwọn àkókò wọ̀nyí tó ṣe wí pé àló àpagbè tàbí àló àpamọ́ la máa ń gbọ́ ní gbogbo àkókò wọ̀nyí. Àkókò ọmọdé jẹ́ àkókò tó ṣe wí pé tí ènìyàn bá rántí, inú ènìyàn máa ń dùn, ara ènìyàn máa yá gágá. Ọmọdé ò ṣe é kú sí ni. Ìgbà èwe, ìgbà tó dùn ni, ìgbà tó dára ni. Ọmọ ogún ọmọdé náà kì í ṣeré pogún ọdún. Óun ni àwọn ọ̀rẹ́ mi wọ̀nyẹn tó ṣe wí pé tí a bá padà ríra lónìí, a tún dédé bú sẹ̀rin nítorí pé àwọn nǹkan táa ti ṣe tẹ́lẹ̀ nígbà èwe wa ẹ̀ṣẹ púpọ̀.

Ìbéèrè sọ wípé ṣe o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí. Mo fẹ́ sọ fún yi wípé alùpùpù táà ń sọ yìí, ó ti gbé mi ṣubú gan rí tí mo farapa. Ṣùgbọ́n mo du pé wípé àlàáfíà ni mo wà ní àkókò yìí. Alùpùpù jẹ́ ohun ìrìnsẹ̀ tí, ẹ́, ó jẹ́ ẹlẹ́sẹ̀ méjì tí a máa ń gùn ní agbègbè wa. Alùpùpù wọ́n tún máa ń pè ní ọ̀kadà náà ní agbègbè wa. Alùpùpù jẹ́ ohun tí ó ń lo epo náà tí wọ́n máa ń rà sí inú rẹ̀ kí o tó di pé ó lè rìn. Alùpùpù lè rin ìrìnàjò tó jìnà díẹ̀. Alùpùpù dẹ̀ ní ó lè gbé ènìyàn méjì tàbí mẹ́ta pẹ̀lú ẹni tí ó n wa alùpùpù náà. Alùpùpù jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún àgbẹ̀ láti lè ṣe iṣẹ́ rẹ̀ dáradára. Alùpùpù jẹ́ ohun èlò fún àgbẹ̀ láti gbé lọ sí oko. Tó ṣe wípé tí ó bá ń bọ̀ láti oko, a rí ẹ̀rù dí sí ẹ̀yìn rẹ̀ wá sí ilé. Alùpùpù máa ń ran àwọn àgbẹ̀ náà lọ́wọ́ láti kó èrè oko. Àmọ́ ohun tí ó jẹ́ ohun tí ó ni àǹfààní ní ara alùpùpù ni pé kò lè, kò lè dá dúró fún ara rẹ̀ tí ìjì bá wà tàbí tí òjò bá ń rọ̀. Ojo a máa pani lórí alùpùpù. Òtútù a máa mú ni lórí alùpùpù. Ní ìgbà mìíràn gan-an, alùpùpù a máa gbé ni ṣubú. Tó ṣe wípé ẹni náà á fi ara pa yamayama lórí alùpùpù. Ara ni ohun tí ènìyàn máa fibó tí ó bá ní ohunkóhun tó ṣẹlẹ̀ ní àárín yẹn. Ní ìdí èyí, èmi ò fi ọkàn rí, sí alùpùpù lọ tàràtàrà nítorí pé ènìyàn tí máa ń farapa jù ní ibi alùpùpù tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Alùpùpù mìíràn gan-an kò ní níná tó ṣe wípé a máa bọ̀ lọ́nà jíjin. Tó ṣe wípé mọ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mii a tún gba tàgbà sígbó tí ẹ̀mí ẹni náà á lọ sí. Alùpùpù wúlò ní ìwọ̀n tirẹ̀, ṣùgbọ́n àǹfààní rẹ̀ ò pọ̀ tó mọ́tò ayọ́kẹ́lẹ́ tí à ń sọ̀rọ̀ tí mo tún mọ̀ tó jẹ́ èyí tí èèyàn lè fi rin ìrìnàjò. Alùpùpù lè rin ìrìnàjò kò tún ní àǹfààní nítorí wípé ẹni tó ń wa alùpùpù ó lè tún ní òtútù àyà tó tún máa kọ́lé àìsàn sí irú ẹni bẹ́ẹ̀ lára. Ní ìmọ̀yé tèmi, mo ti gun alùpùpù rí o, ṣùgbọ́n àǹfààní rẹ̀ ò pọ̀ tàràtàrà bí ó ṣe yé mi sí. Ẹ ṣe púpọ̀ púpọ̀.

Ìbéèrè sọ wípé wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ìdáhùn mi ni wípé láàrín wákàtí mẹ́jọ sí méjìlá ni mo máa fi n ṣiṣẹ́ lójoojúmọ́. Nítorí wípé oníṣègùn òyìnbó ni èmi, nurse alábẹ́rẹ́ lè mi. Àkókò tí a máa ń fi ń ṣiṣẹ́ ó yàtọ̀ síra. Tó bá jẹ́ ní iṣẹ́ òwúrọ̀, iṣẹ́ òwúrọ̀ máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ títí di aago méjì sí mẹ́ta. Tó bá ṣe wípé iṣẹ́ ọ̀sán ni mo wà, iṣẹ́ ọ̀sán máa ń bẹ̀rẹ̀ ní aago kan títí di bí i aago mẹ́fà sí mẹ́jọ. Eh, tó bá ṣe iṣẹ́ alẹ́ ni mo wà, iṣẹ́ alẹ́ máa ń bẹ̀rẹ̀ ní ọwọ́ aago mẹ́fà, méje tàbí mẹ́jọ títí di òwúrọ̀ ọjọ́ kejì. Ó wá ṣe pàtàkì láti wà ní ibi iṣẹ́ ní àkókò. Nítorí wípé ilé iṣẹ́ wa kò fàyègba ká máa pé dé ibi iṣẹ́. Wákàtí tí a fi ń ṣe iṣẹ́ yìí, òun náà ni wọ́n máa ń kà fún wa láti lè rí pé owó wa pé ní eyin oṣù. Ẹni tí ò bá ti ṣe oyè wákàtí tó yẹ kó ṣe lójoojúmọ́, owó rẹ̀ kò ní pé ní ìparí oṣù, débi tó ti ń gba owó oṣù tó pé. Ẹni tó bá dẹ̀ ṣe iṣẹ́ ju wákàtí tó yẹ kó ṣe iṣẹ́, ilé iṣẹ́ wa, níbi iṣẹ́ wa, àwọn ọ̀gá wa, wọ́n á máa fún ní eni. Wọ́n á máa fún ní owó kékeré wípé o ṣe déédé, o wá síbi iṣẹ́ déédé, ó dẹ̀ ṣe-- ó wá síbi iṣẹ́ ní àkókò, ó dẹ̀ ṣe iṣẹ́ rẹ̀ dé kún ojú ọ̀. Ọ̀pọ̀ ìgbà la máa ń rí àwọn ilé iṣẹ́ mìíràn tó ṣe wípé wákàtí péréte ni wọ́n máa ń fi ń ṣiṣẹ́. Nítorí àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe lágbára. Ó sì ń kán ni ní ègùn eyin. Oyè wákàtí tí ènìyàn bá fi ṣiṣẹ́ ni bí ẹ̀mí ẹni náà ṣe máa gùn sí. Nítorí iṣẹ́ lo ògùn iṣẹ́. Ṣùgbọ́n nígbà mìíràn a gbọdọ̀, a ò gbọdọ̀ ṣeṣẹ́ pa ara wa lára. Àwọn wákàtí wọ̀nyí ni a gbọdọ̀ fi sọ́kàn tí a bá ń ṣe iṣẹ́ wa. Nítorí wípé a gbọdọ̀ jerèé iṣe ọwọ́ wa ká má bàá kú sí ojú ọnà. Wákàtí tó kù ni ojúmọ́ tó kù. A gbọdọ̀ fi wá ayè ká jẹun, a gbọdọ̀ fi wá ayè ká sinmi, a gbọdọ̀ fi wá ayè ká tọ́jú ẹbí wa, ká bèrè àwọn ìyá wa àti àwọn ẹ̀gbọ́n àti àbúrò wa. Wákàtí mẹ́jọ sí méjìlá ni mo fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ẹ ṣé púpọ̀ púpọ̀.

Ìbéèrè sọ wípé ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Ṣùgbọ́n o, oúnjẹ tó kù tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó gbọdọ̀ jẹ́ oúnjẹ tó ṣe wípé èmi fún ara mi ni mo tọ́jú oúnjẹ tó kù ọ̀hún. Tó bá ṣe oúnjẹ tó kù ní ibòmíràn ni, èmi ò lè jẹ ẹ́, nítorí mi ò mọ bí wón ṣe tọ́jú oúnjẹ náà pamọ́ sí. Ọ̀pọ̀ ìgbà la máa ń fi oúnjẹ tó kù sílẹ̀ tí a yan àti gori ẹ́ ní àkókò tí a ò sí níbẹ̀ tó ṣe wípé kòkòrò a ti rìn lórí ẹ̀ ní àkókò tí a ò sí níbẹ̀. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé a máa jẹ, a máa fi oúnjẹ táa jẹ kù láfi sílẹ̀ sórí tábùù ta rín lọ pé a sin ọ̀rẹ́ wa lọ. Tàa máa wá dé táa pé "àá jẹ wá parí oúnjẹ tí mò ń jẹ lọ." Èyí ó bojumu rárá, kò tọ̀nà rárá. Tí a bá jẹ oúnjẹ wa kù ó yẹ ká dé dáradára nítorí pé àwọn kòkòrò won kàn kàn kan tó jẹ́ kòkòrò àìfojúrí wọ́n á ti fò sínú oúnjẹ yìí, wọ́n á ti ṣe oríṣìíríṣìí ìjàmbá sínú oúnjẹ náà tó ṣe wípé tí a bá jẹ ẹ́ ó léwu fún àgọ́ ara wa. Ọ̀pọ̀ ìgbà tún ní tó ṣe wípé oúnjẹ àjẹkù yìí tí a bá fẹ́ padà jẹ ẹ́ gan-an bó ti wù kà tọ́jú irú oúnjẹ bẹ́ẹ̀ tó, a gbọdọ̀ tún padà gbé kaná kó gbóná dáradára ká tutù ṣè. Nípa túntùn ṣè yìí, a jẹ́ kí àwọn kòkòrò àìfojúrí tí ó bá ti wọ inú ẹ̀ tàbí èyí tí ó bá ti ń jáde síi, á jẹ́ ko kú pátápátá tó ṣe wípé a lè ṣe àgọ́ ara wa ní àǹfààní tí ò ní ṣe àgọ́ ara wa ní ìjàmbá. Èmi máa ń jẹ oúnjẹ tí ó, tí wọ́n bá jẹ kù, ṣùgbọ́n mo máa ń tọ́jú oúnjẹ àjẹkù mi dáradára. Ìgbà mìíràn, màá gbé sí inú ohun ẹ̀rọ tó ń mú oúnjẹ tutù. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, màá fi í lẹ̀ tó ṣe wípé tí mo bá fẹ́ jẹ ẹ́, màá wá gbé kaná, màá wá sèé dáradára kí gbogbo àwọn kòkòrò àìfojúrí kò lè bá mi páwọn pátápátá. Tí mo bá gbé sínú ẹ̀rọ tó ń fi oúnjẹ tutù náà, màá túún gbé e jáde, màá tún padà gbé sí orí iná. Màá gbé kaná dáadaa kó lè ṣe é jẹ fún mi. Oúnjẹ àjẹkù kò ń ṣe oúnjẹ tó ṣe wípé a gbọdọ̀ jẹ́ kí ó jẹ́ ohun tí à ń ṣe lójoojúmọ́. A ò gbọdọ̀ sọ oúnjẹ àjẹkù di ohun tó ṣe wípé ó ti wá di bárakú fún wa. A ò gbọdọ̀ sọ ọ́ di oúnjẹ tí ó ṣe wípé òun ni à máa jẹ lóòrèkóòrè. Lóòótọ́ ni bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kí ohunkóhun má ṣe sòfo. Ni síbẹ̀síbẹ̀ náà, a gbọdọ̀ fi oúnjẹ àjẹkù ṣe ohun tí ó di bárakú fún wa. Eleyii tí a o fi máa jẹ oúnjẹ àjẹkù, a máa ṣe é ní ìwọ̀nba. A ò ní ṣe é kó pọ̀ lọ rẹpẹtẹ. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni wípé tí Ọlọ́run bá ti jí mi sí ìmọ́lẹ̀ àlàaye, tí mo gbé apá mi tó ṣe ẹ gbẹ́, tí mo gbé ẹsẹ̀ mi tó ṣe ẹ gbẹ́ níbí déédé bí ago mẹ́ta, màá ti jí, màá ti gba àdúrà. Tí mo bá gba àdúrà, mo lè gbàdúrà bí wákàtí kan sí wákàtí méjì. Ti mo bá ti gbà àdúrà tán, màá dìde, màá lọ gbé oúnjẹ kaná nítorí àwọn ọmọ tó ń lọ sí ilé ìwé. Ti mo bá ti gbé oúnjẹ kaná fún rara mi tán, màá wá padà wá sí yàrá ibi ta a máa ń jókòó sí, màá wá fún rara mi ṣe eré ìdárayá, màá nà apá, màá nà ẹsẹ̀, màá júdi, màá ṣe gbogbo àwọn eré ìdárayá tí mo mọ̀ wípé ó ń ṣe ara lóore. Nígbà tí mo bá ń ṣe èyí, màá gbé orin ṣi, màá ma gbọ́ orin, màá ma kọ orin, màá ma jó, màá sá màá ṣe gbogbo eré ìdárayá wọ̀n yẹn. Ti mo bá máa fi ṣe gbogbo rẹ̀ tán, orú á ti bò mí. Tí mo bá ti-- to ru bá ti bò mí dáadáa, màá wá lọ sí ilé ìwẹ̀, màá wá wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá lọ pa ara mi pẹ̀lú ìpara tó dára. Orí ni mo máa fi ń para lọ́pọ̀ ìgbà. Tí mo bá ti para tán, màá wọ ṣọ. Tí mo bá ti wọ aṣọ mi tán, màá wá padà lọ wo oúnjẹ tí mo gbé sí orí iná. Tí mo bá ti wo oúnjẹ tí mo gbé sí orí iná, màá fọ àwọn abọ́ tó dọ̀tí ní inú ilé ìdáná. Tí mo bá ti fọ gbogbo rẹ̀, màá wá mú oúnjẹ àwọn ọmọ tó ń lọ sí school, màá bù sínú abọ́ ìjẹun wọn ní school. Èyí tó ń pè ní ilé ìwé. Àwọn ọmọ wọn náà, àwọn ọmọ wọ̀nyí náà, màá ti bù oúnjẹ eléyi tí wọ́n á jẹ kó tó di wípé wọ́n á lọ sí ilé ìwé, màá ti bù náà sílẹ̀. Tí mo bá ti bù sílẹ̀, màá lọ wẹ̀ fún wọn. Tí mo bá ti wẹ̀ fún wọn tán, màá mú wọn, màá múra fún wọn. Ti mo bá ti múra fún wọn tán, màá sọ fún wọn pé kan fọ ẹnu wọn fún rara wọn torí wọ́n ti lè fọ ẹnu wọn fún rara wọn. Tan bá ti fọ ẹnu wọn fún rara wọn tán, wọn á wá wá síbi oúnjẹ, wọn á jẹun. Kí gbogbo wọn tó máa lọ school, kí ọkọ̀ mi náà tó jáde kúrò nílé, gbogbo wa á wá ṣe àdúrà ẹbí lápapọ̀. Ta a bá ti ṣe àdúrà ẹbí lápapọ̀, oníkálùkù wọn máa ma lọ sí ilé ìwé wọn. Ẹ̀mí náà a ti sáré mú ilẹ̀, màá ti sáré gba. Tí mo bá ti gba tán, màá lọ wọ ṣọ ibi iṣẹ́. Tí mo bá ti wọ aṣọ ibi iṣẹ́, tí mo múra náà fún ibi iṣẹ́, tó bá ti ṣe ijọ́ tí èyí ni, tó bá jẹ́ pé ijọ́ tí mo wà ní ibi iṣẹ́ àárọ̀, bí mi o bá ti sì ní iṣẹ́ àárọ̀, màá yá padà lọ sùn sí orí ibùsùn mi kí n lè sinmi díẹ̀ kí n lè padà wá oorun kékeré sùn kó tó tún di pé mo dìde pé mo tún jí, bẹ̀rẹ̀ síi tún ní fọ aṣọ tàbí tún ṣe iṣẹ́ ilé. Ẹ ṣe púpọ̀.

Ìbéèrè sọ wípé ṣe o máa ń tan ìkíni lórí fóònù rẹ. Rárá, èmi ì tan ìkíni ní orí fóònù mi nítorí wípé ó máa ń gba owó mi. Eh, àwọn ìwọnba owó tí mo bá ní sórí fóònù, ó máa ń gbà á lọ ni. Àwọn tó ń ṣe ètò ìkíni wọ̀nyí, àwọn náà gan an, wón ò ṣe dáradára tó nítorí pé ọ̀pọ̀ ìgbà ni tí o bá tan ìkíni lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ṣe wípé bóyá oṣù kan ni mo ṣe fún, nígbà tí ó bá tó ẹ́yin oṣù kan, wón ò tí ẹ́ ní bèrè lọ́wọ́ mi bóyá mo fẹ́ mọ́ àbí mi ò fẹ́ mọ́. Wọn á tún ti bá mi tú òmíràn ṣe tó ṣe wípé bóyá mo ti ẹ̀ fẹ́ òmíràn ni. Wọn ò tí ẹ́ ní bèrè lọ́wọ́ mi mọ́. Tí wọ́n bá ti gbé òmíràn sí, wọ́n á kan dédé já owó mi tí mo ní sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Èyí ló mú mi sọ wípé à, rárá o, èmi ò ní máa ṣe ìkíni lórí fóònù mi mọ́ nítorí gbèsè ni wọ́n fi ń dá sílẹ̀ fún mi. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé ìkíni ló-lórí fóònù náà ṣe àǹfààní fún àwọn ènìyàn. Àmọ́ ṣá, àwọn tó ń ṣe ètò ìkíni yìí wọn ò ṣe dáradára tó. Gbèsè ni wọ́n máa fi ń dá sí ọrùn àwọn tó ń ṣe ìkíni ní orí fóònù. Ní ìdí èyí, èmi ò tíẹ̀ fi tọwọ́tọwọ́ ta fara sí láti ṣe wípé mo ṣe ìkíni lórí fóònù mi, nítorí tí wọ́n bá já owó mi lọ́pọ̀, èmi ò kí máa ní owó tí màá fi ra ohun tí màá fi máa pè jáde sí orí fóònù mi. Igbà tí àwọn tó ń ṣe ìkíni yìí bá máa já owó lọ́pọ̀ ìgbà, àkókò tí ìṣòwò lọ́wọ́ mi ni. Ní ìdí èyí, èmi ò ń ṣe ìkíni lórí fóònù mi, nítorí gbèsè ni wọ́n fi ń dá sí mi lọ́rùn. Ìkíni lórí fóònù máa ń mú ara àwọn tó bá ń pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó máa ń mú ara wọn yá gágá. Ẹlòmíràn a rẹ́ẹ̀rín, rẹ́ẹ̀rín, rẹ́ẹ̀rín kí ó tó di wípé ìwọ gan an gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi ń pè ọ ṣẹ. Ìkíni náà náà ó tún máa ń mú kí ènìyàn dára yá lọ́pọ̀ ìgbà. Ó dára ní àwọn apá kan ṣùgbọ́n ní apá kejì, gbèsè ni wọ́n fi ń dá sí ènìyàn lọ́rùn. Owó ìkíni lórí fóònù yìí náà ó gara ní ìwọ̀nba tó ṣe wípé ènìyàn tí ó bá dáńgájíá, tí ò ní owó tó pọ̀, tí ó dára rẹ̀ lójú kò lè dé tí sọ wípé òun fẹ́ ṣe ìkíni lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó da ní ìwọ̀nba kò sì tún dá ní apá kejì nítorí wípé ó máa ń gba owó tèmi o. Èmi ò sábà ṣe. Ẹ̀ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé ṣe ó ti gun ọkọ̀ ojú omi rí? Háà, mo ti gùn ún rí. Ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Àmọ́, háà, ohun tí ojú mi rí ní ọjọ́ yìí kò ṣe é fẹnu sọ tán nítorí ẹ̀rù omi máa ń bà mí. Háà, ọjọ́ yìí, àwọn gan tí wón mú mi jáde gan, ọ̀rọ̀ mí sú wọn. Nítorí wípé ṣe ni mò ń gbọ̀n bélebéle bí ewe ojú omi. Ẹ̀rù mú mi, ẹ̀rù bà mí, gbogbo ara mi ló ń gbọ̀n títí ta fi kọjá orí omi bọ́ sí òdìkejì. Háà, àwọn tó tẹ̀lé mi gan sọ wípé hà, wón kábàmọ̀ wípé wón bá má mú mi dání. Nítorí wípé gbogbo oríṣiríṣi ohun burúkú burúkú ni mò ń rò lọ́kàn wípé hà, tí ọkọ̀ ojú omi yìí tó bá lọ dédé ṣubú, mi ò mọ̀ wẹ̀. Lóòótọ́ lọ àti, lóòótọ́ náà àti lódodo. Èmi ò mọ̀ wẹ̀ o. Èmi tí ẹ bọ́ sínú omi wò rá rá rá rá rá débi tí wón á ti sọ wípé à, báyìí ni wón ṣe ń ṣọwọ́. Báyìí ni wón ṣe ń ṣẹ̀sẹ̀ lábẹ́ omi. Èmi kọjá ààyè mi. Ṣùgbọ́n ní ọjọ́ eleyi tí à ń sọ yìí, a lọ fún, a lọ òde, a lọ ṣe, ẹ́, afẹ́fẹ́ yẹ̀yẹ̀. A lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí o, ikan lára àwọn ọ̀rẹ́ mi ni a lọ. Na bá ní à, ẹ́, ibi tí a ti fẹ́ lọ ṣe o, etí tò sí omi ni. Wípé kí gbogbo wa mú aṣọ tí a fi lè wẹ̀ dání. Èmi ò kàn tí ẹ ṣùpo mú aṣọ ìwẹ̀ dání. Nítorí mo mọ̀ wípé mi ò lè wọ inú omi débí tí mo ti ń sọ wípé mò ń kí gbé òtútù. Àmọ́ ìgbà tó yá wọ́n ní à wipé ọkọ̀ ojú omi ti wà. Wípé ká ṣeré sí òdìkejì omi. Háà, ní ọjọ́ yìí, mo mọ̀ wípé ìpinnu tí mo ṣe gan, ìpinnu rádaràda ni. Ìpinnu tó lè pa mí ni. Ní ìgbà tí mo wọ inú ọkọ̀ ojú omi ní etíko, ni mò ti ń pariwo pé "hé, ẹ wò omí o. Ẹ wò omí alágbalúgbú omi o. Hé, ṣe máa lè dé ibi tí mò ń lọ?" Lára àwọn ọ̀rẹ́ mi gan wón rí iyi tó dì mí mú. Tó ṣá dì mí mú lọ́wọ́ síbẹ̀ wípé, pé kí n má ti ẹ ṣè yọnu. Wípé a tó dé ibi tà ń lọ. Gbogbo eleyi tí mò ń sọ yìí, ó tó ojú kan, mo wá ní láti di ojú mi mọ́ra títí ta fi dé ibi tí, à, ti ọkọ̀ tí máa dúró ní etí omi. Wọ́n tún wá sọ wípé à, kì í ṣe ibi tí à ń lọ nìyẹn o pé awakọ̀ ojú omi yìí tún gbọdọ̀ wà wá padà sí ibi tí a ti ń ṣe ayẹyẹ. Ni mo bá fi bú sẹ́kù wípé "háà, Olúwa, ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé o." Títí ta fi padà sí ibi ayẹyẹ tí ọkọ̀ ojú omi fi wa wá dé padà sí ibi ayẹyẹ, ṣe ni mo di ojú mi papọ̀. Nígbà tí mo bọ́lẹ̀ nínú ọkọ̀ ojú omi yìí, háà, mo kọ́kọ́ yílẹ̀. Mo kọ́kọ́ yílẹ̀ wípé "Olúwa, ọ ṣe o." Àti ìgbà náà, èmi ò tí è rò ó wò pé yá mo fẹ́ wọ ọkọ̀ ojú omi nítorí mo bẹ̀rù omi ju kí ló dáàlẹ̀ lọ. Ẹ̀ ṣeun púpọ̀.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Rárá, mi ò ní orúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Eré ìdárayá jẹ́ eré tó ṣe wí pé ó máa ń ran ni lọ́wọ́ láti lè gbé ìgbé ayé àlàáfíà. Ó máa ń jẹ́ kí tí ènìyàn bá ṣe eré ìdárayá dáradára, a máa jẹ́ kí eegun wa dàgbà dáradára. Gbogbo àwọn apá tó ti, tó ti tìrì tàbí ẹsẹ̀ tó ti tìrì tó ṣe wí pé a ò lè gbé dáadáa, ó máa ń ran ni lọ́wọ́ láti lè gbé gbogbo wọn dáradára. Tí a bá ń ṣe eré ìdárayá dáradára, ó máa ń jẹ́ kí ọjọ́ orí wa kó túbọ̀ gùn si, kò kí ń jẹ́ kí àìsàn kọ́lé sí ara ènìyàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, èmi ò fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá nítorí pé èmi fúnra ra mi ní ilé ara mi. Láyé ara mi, mo máa ń ṣe ìdárayá fúnra ra mi nítorí pé mo mọ àǹfààní tí ìdá-- eré ìdárayá máa ń ṣe ní ara. Àwọn eré ìdárayá tí mo mọ̀ ni wípé ká ká ọwọ́ sókè fún bí ìgbà bí ogun tàbí ọgbọ́n, ká ká ẹsẹ̀ sókè fún bí ọgbọ́n ìgbà, ká fò sókè ní-- fún bí ọgbọ́n ìgbà tàbí ká jó fún bí ọgbọ́n, ọgbọ́n ìṣẹ́ju àti wípé bóyá ká, ká, ká fi ká, ká nà dúró, ká dìde, ká dìde, ká nà ro, ká dìde, ká nà ro fún bí oyè ìṣẹ́ju bí mẹ́wàá sí máa dógún. Àwọn eré ìdárayá tí èmi máa ń ṣe nìyẹn. Mo dẹ̀ rí i wípé eré ìdárayá tí mò ń ṣe yìí ó ràn mí lọ́wọ́ dáradára nítorí àwọn ìgbà kan wà tó ṣe wí pé mo ní ìfojú, ìdojúkọ ẹ̀yìn tó ṣe wí pé ẹ̀yìn yẹn dùn mí gidi. Tó ṣe wí pé mo ti lo gbogbo òògùn òyìnbó tí ò gbọ́. Eré ìdárayá tí mò ń ṣe ní ìwọ̀nba tèmi, òun ló ràn mí lọ́wọ́ láti lè jẹ́ kí, kí n máa lè gbé, kí n lè máa lo ẹ̀yìn mi déédéé ní ìwọ̀nba tí mo bá lè lò déédéé. Ni ọdún yìí báyìí, mo lè sọ wípé mi ò tíì gbọ́, mi ò tíì gbúro ẹ̀yìn dìdùn yìí nítorí pé mò ń ṣe eré ìdárayá ẹ̀yìn bí i kí n nà rú, kí n dìde, kí n jókòó, kí n dìde, kí n nà rú, kí n dìde. Gbogbo àwọn ọ̀nà tí mò ń gbà láti ṣe ìdárayá tẹ̀yìn nìyẹn. Ìdárayá náà tún pín sí bóyá kí a rìn, ká ṣe ìrìn, ká rìn ìrìn fún bí ogun ìṣẹ́ju lọ, ká tún rìn ogun ìṣẹ́ju padà, tàbí ọgbọ̀n ìṣẹ́ju lọ, ká tún rìn ọgbọ̀n ìṣẹ́ju padà. Ẹ ṣé púpọ̀.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ. Obìnrin ni mí, mo dẹ̀ mọ ìwúlò kí obìnrin mọ oúnjẹ ṣè. Ní ìdí èyí, mo mọ bí a ti ń se oúnjẹ. Ìyá mi kọ́ mi dáadáa. Gbogbo àwọn ẹ̀gbọ́n mi dẹ̀ ni wọ́n kọ́ mi dájúdájú láti mọ oúnjẹ ṣè. Oríṣiríṣi oúnjẹ, òun ni mo lè sè. Oríṣiríṣi oúnjẹ, òun dẹ̀ la ní ní ilẹ̀ Yorùbá. Lórí iyán, gígún àti ẹ̀fọ́ rírò. Ara àwọn oúnjẹ èyí tí ó wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá nìyẹn. Ọ̀pọ̀ ìgbà ni iyán máa ń lọ dáadáa lórí ọbẹ̀ ẹ̀gúsí. Iyán tó gbóná tó funfun lẹ́lẹ́, ó wọ́pọ̀ ní ilẹ̀ wa pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí oníṣápá. Mo mọ èyí náà sè dáradára. Mo tún mọ àmàlà rò. Àmàlà pẹ̀lú ọbẹ̀ ilá alásèpọ̀. Mo mọ èyí náà sè dáradára. Àmàlà pẹ̀lú ọbẹ̀ ilá alásèpọ̀ ó jẹ́ oun tó wọ́pọ̀ náà ní ilẹ̀ Yorùbá. Àmàlà pẹ̀lú ewédú náà àti gbẹ̀gìrì, èyí náà mo mọ̀ ọ́ sè dáradára. Kò sí àrà tí wọ́n ń fi àmàlà dá pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì tí òun ò lè fi dá. Mo sì tún mọ ẹ̀fọ́ rírò sè tí iyán tó funfun lẹ́lẹ́ tó gbóná fẹ́lifẹ́li. Mo sì tún mọ ìrẹsì sè. Ìrẹsì pẹ̀lú ata díndín. Èyí tí àwọn kan fẹ́ràn jùlọ ní àwùjọ wa bóyá tí wọ́n bá ń ṣe ayẹyẹ. Ẹ̀lọ́ mìíràn fẹ́-ó fẹ́ràn ìrẹsì pẹ̀lú ata díndín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ inú ẹran àti pọ̀nmọ́ àti irú àti alùbọ́sà tí wọ́n dín sí inú ẹ̀. Mo tún fẹ́ràn láti máa ṣe èkuru. Èkuru pẹ̀lú ata díndín. Mo fẹ́ràn láti máa sè. Oúnjẹ tí mo lè sè pọ̀ dáadáa. Mo dẹ̀ sì tún lè se ẹ̀wà, ẹ̀wà ganyìn. Ẹ̀wà tí wọ́n á sè, tí wọ́n á, tí wọ́n á dín ata díndín, ata díndín tó gbẹ dáadáa tí wọ́n á dín sórí ẹ̀. Mo sì tún mọ àkàrà, mo mọ̀ ọ́ sè. Mo mọ mọ́ímọ́í, mo mọ̀ ọ́ sè. Oúnjẹ wo ni mi ò tìẹ́ mọ̀ ọ́ sè àfi tó bá ṣe wí pé wọn ò ṣe rí lójú mi. Tí wọ́n ò bá ṣe rí lójú mi gan, màá tún lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, màá lọ kọ́ bí wọ́n ṣe ń sè é. Mo tún mọ ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀, mo mọ̀ ọ́ sè. Ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ máa ń lọ sọ̀sẹ̀ pẹ̀lú àmàlà ni. Mo mọ ẹ̀bà rò, mo mọ̀ ọ́ tẹ̀, mo mọ̀ ọ́ rò tó máa fẹ́lẹ́ dáadáa tí a tún fi jẹ ẹ̀fọ́ rírò tàbí ká fi jẹ ilá alásèpọ̀. À! Mo mọ oúnjẹ sè dáadáa o. Oúnjẹ sísè, mo fẹ́ràn rẹ̀ dáradára. Ó wà lára àwọn oun tí ó máa ń dùn mọ́ mi nínú láti ṣe.

Ṣé o ti dúró lílọ ẹ̀yẹ ẹ̀rọ ayárabíàṣà fún ọjọ́ kan rí? Rárá o, mi ò lè dúró ọjọ́ kan láì lo ẹ̀rọ ayárabíàṣà nítorí pé ó wà lára bárakú mi lójoojúmọ́. Mi ò lè ṣaláì máa lo ẹ̀rọ ayárabíàṣà nítorí pé ó ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé ìrọ̀rùn, ọ̀pọ̀ àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe lórí ẹ̀rọ ayárabíàṣà tí mi ò bá ṣe lọ́jọ́ kan, a máa dá mi padà sẹ́yìn, a máa fún mi ní wàhálà òmíràn láti bèèrè láti ìbẹ̀rẹ̀. Èmi ò lè má ṣe lo ẹ̀rọ ayárabíàṣà fún ọjọ́ kan. Mi ò tiẹ̀ kí máa ń fẹ́ kí ẹ̀rọ ayárabíàṣà mi kó ní wàhálà tàbí ìdójúkọ kankan nítorí pé ó wúlò fún mi déédé. Ó ṣe ó má ń jẹ́ kí n lè ṣe àwọn iṣẹ́ àmúrelé mi pàápàá jùlọ láti ibi iṣẹ́. Ó má ń jẹ́ lè, ó má ń jẹ́ n lè ṣe pẹ̀lú ìrọ̀rùn láìsí wàhálà, láì máa wa ẹni tá ràn mí lọ́wọ́ kiri. Ẹ̀rọ ayárabíàṣà yìí náà ó jẹ́ ohun pàtàkì tó ń fún mi ní orí ọ̀fẹ́ láti lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní orí afẹ́fẹ́, láti lè jẹ́ ìkan lára àwọn tó ti a mọ̀ náà ní àyíká. Ẹ̀rọ ayárabíàṣà yìí ó ràn mí lọ́wọ́ láti lè bá àwọn ènìyàn mi sọ̀rọ̀ ní òkèrè, ní ibi tó jìn, ní ọ̀nà tó jìn. Àwọn ọ̀rẹ́ mi, àwọn ìyá mi, ìyá ọkọ, àwọn ọmọ ẹ̀gbọ́n mi, ẹ̀rọ ayárabíàṣà yìí ni òun ló ń ràn mí lọ́wọ́ láti lè gburo wọn láìsí ìdààmú, láìsí ifoya láì tí ẹ nílò láti máa rin ìrìnàjò kankan. Ni ìdí èyí, mi ò lè máa jókòó láì lo ẹ̀rọ ayárabíàṣà mi ní ọjọ́ kan, nítorí pé láì lo ó rárá ní ọjọ́ kan, à, ó máa dàbi e ni wípé ó ti tó bi ọdún kan ni tí mi ò ti rí lo. Èmi àti ẹ̀rọ ayárabíàṣà, bí ìgbà tí wón bá mú márùn-ún, tí wón mú ẹfà mọ́ra ni, ó ti di bárakú fún mi. Mi ò lè máa lo ẹ̀rọ ayárabíàṣà fún ọjọ́ kan, à, kí wọ́n wá fún mi ní ààyè wípé, à, rárá o, má lò ẹ̀rọ ayárabíàṣà rẹ fún ọjọ́ kan tàbí ọjọ́ méjì. Bí ìgbà tí wọ́n bá gbé mi pamọ́ sínú ibi kan ni, ẹ̀rọ ayárabíàṣà yìí ó wúlò fún mi, ó wúlò fún ẹbí mi, ó wúlò fún iṣẹ́ mi, ní gbogbo ọ̀nà ló ti wúlò fún mi láti gbé ìgbé ayé ìrọ̀rùn láìdààmú, láìṣe wàhálà, láì rin jìnnà, kí n torí ojútùú sí ọ̀rọ̀ mi. Ẹ̀rọ ayárabíàṣà ó ṣe pàtàkì fún ìgbé ayé mi. Ẹ ṣé púpọ̀.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Mo lè sọ wípé yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù. Yàrá ibi tí àti gbogbo wa máa ń sùn sí, òun ni mo fẹ́ràn jù nínú ilé mi. Nítorí pé ó jẹ́ ibi tó ṣe wípé mo ti lè sáré rẹ jú tí ó bá di ọwọ́ ọ̀sán. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fẹ́ràn láti wà ní yàrá yìí tí mo bá fẹ́ gba àdúra. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fẹ́ ní ìgbé ayé ìkọ̀kọ̀ mi tí mo bá nílò láti gbé, láti ṣe ohunkóhun nípa ìgbé ayé ìkọ̀kọ̀ mi. Yàrá ibùsùn yìí, ó jẹ́ yàrá ibi tó ṣe wípé mo fẹ́ràn jù lọ ní gbogbo inú ilé wa. Kí ni ìdí tí mo fi fẹ́ràn ibẹ̀ ni wípé ibùsùn wà níbẹ̀. Mi ò nílò láti ṣẹ̀ṣẹ̀ jókòó. Mo kàn rora máa fi èyìn mi lé ibùsùn tí màá fi ìrọ̀rí sí orí mi tí màá máa ṣe gbogbo ohun tó bá yẹ kí n ṣe. Yálà lórí ẹ, ẹ̀rọ abánisọ̀rọ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ẹ̀rọ ayélujára. Màá ti sáré ṣe gbogbo ẹ̀ láìsí ìdààmú. Ọ̀pọ̀ ìgbà ni tí mo bá jókòó sí yàrá ìgbàlejò tó ṣe wípé ọkàn mi a máa wà bí pé bóyá àlejò lè wọlé. Àwọn àlejò tó ṣe wípé a ò mọ ohun gan tí wọ́n bá wá. Ọ̀pọ̀ àlejò ló máa kan dédé wọ yàrá ìgbàlejò tí a kàn ṣe bẹ́ẹ̀ ni wípé òun àti èmi ló ń gbé inú ilé. Àmọ́ ṣá, yàrá ibùsùn tèmi ọkàn mi máa ń balẹ̀ tó bá ní ohunkóhun àṣírí tí mo bá fẹ́ ṣe fún ara mi. Ti mo bá fẹ́ ní ohun ìkọ̀kọ̀ tí èmi fún rara mi fẹ́ ṣe. Yàrá ibùsùn ni èmi fẹ́ràn jù. Èmi ò dẹ̀ kí màá ń fi ohunkóhun pamọ́ nínú ibẹ̀ nítorí wípé èmi nìkan àti ọkọ àti àwọn ọmọ mi naa lajọ ń lo ibẹ̀. Nípa èyí, ọkàn mi balẹ̀ láti lo yàrá ibùsùn mi. Ọkàn mi dẹ̀ balẹ̀ láti fi ohun tí mo bá fẹ́ fi pamọ́ síbẹ̀, láti fi pamọ́ síbẹ̀ láìní ìfoyà. A tún ní yàrá ìgbàlejò, a ní yàrá ibi tí a ti ń wọ amóhunmáwòrán. A ní yàrá, yàrá ìdáná. Yàrá ìdáná náà mo máa ń faramọ́ bẹ̀ dáadáa lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n ìfaramọ́ bẹ̀ ò tó ìfaramọ́ yàrá ibùsùn. Nítorí pé yàrá ibùsùn ni mo fẹ́ràn jù. Èmi ò kí máa ń ṣe wàhálà. Bí mo bá fẹ́ mo lè wà ní yàrá ibùsùn láì wọṣọ. Mo lè wà wà ní yàrá ibùsùn láì wọ ohunkóhun kí nǹkan ṣá wà ní orí bẹ́ẹ̀dì. Ni ìhòòhò ọmọlúàbí tó ṣe wípé ọkàn mi á balẹ̀. Kò ní sí wípé bóyá àlejò wọlé, kò ní sí wípé mo ṣẹ̀ṣẹ̀ ń sá wọlé. Kí ṣẹ̀ṣẹ̀ máa wá ṣọwọ̀. Ìdí èyí ni mo fi fẹ́ràn yàrá ibùsùn. Ẹ ṣe púpọ̀.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Mo wà lára àwọn tó ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi nítorí wípé mo fẹ́ràn láti lè maa láti máa fún àwọn ènìyàn ní ìròyìn nípa bó ṣe ń lọ ní ibi iṣẹ́ ní ìlú wa, láwùjọ wa, lórílẹ̀ èdè wa. Mo fẹ́ràn láti máa kọ ìròyìn. Mo dẹ̀ fẹ́ràn láti máa sọ ohun tó bá ń lọ ní àwùjọ wa. Yálà fún àwọn ará ibi iṣẹ́ tàbí àwọn alábàgbé tàbí àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹ̀gbọ́n tàbí àwọn òbí. Ní ìdí èyí, mo fẹ́ràn láti máa kọ ìròyìn nítorí wipé ó máa ń jẹ́, ó jẹ́ ohun tó rọrùn fún mi láti kọ boyà á lọ sí ìpàdé tí wọ́n á ti sọ wípé óyà, ìwọ kọ ìròyìn, kọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ìpàdé yìí. Lẹ́yìn ìpàdé yìí, màá fún àwọn tí kò wá fún ìpàdé, màá fún wọn ní ìròyìn ohun tó ṣẹlẹ̀ ní ìpàdé. Màá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ní ìpàdé. Agogo tí ìpàdé bẹ̀rẹ̀, gbogbo ohun tí a sọ, gbogbo ìjíròrò wa ní ìpàdé, gbogbo rẹ̀ ni màá sọ fún àwọn tí wọn o wá. Gbogbo ìdojúkọ wa màá sọ ní-- tí wọ́n sọ nínú ìpàdé, gbogbo rẹ̀ náà ni màá sọ. Gbogbo, ẹ, ọ̀nà àbáyọ náà, èyí tí a ní, tá sọ ní ìpàdé, gbogbo rẹ̀ náà ni màá ròyìn fún àwọn tí ó wá fún ìpàdé. Nígbà tí mo maá ṣe gbogbo ìròyìn wonyi tàn, á wá dàbẹ́ ni wípé àwọn tí wọn sì nínú ìpàdé yẹn gan pé wọ́n wà níbẹ̀ nígbà tí wọ́n bá ń fi ọkàn bá ìròyìn mi lọ. Ìròyìn máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti lè mọ bí gbogbo nnkan ṣe ń lọ dédé ní ilé iṣẹ́. Ehn, nípa tí èyí kò ní jẹ́ kí àwọn tí wọ́n ṣẹ̀ kò ní jẹ-- a jẹ́ kí wọ́n mọ ese wọn lẹ́sẹ̀, a dẹ̀ jẹ́ kí wọ́n lè ṣe àtúnṣe. Nípa ìròyìn, ó máa ń ran ibi iṣẹ́ náà lọ́wọ́. Ó máa ń ran ilé iṣẹ́ lọ́wọ́ láti lè mọ ọ̀nà tí wọ́n á gbà láti kí ilé iṣẹ́ lè túbọ̀ gbòòrò síi. Mo fẹ́ràn láti máa kọ ìròyìn. Mo dẹ̀ fẹ́ràn láti máa sọ ìròyìn nípa ilé iṣẹ́. Ìgbà kan tiẹ̀ wà tó ṣe wípé àwọn ènìyàn rò wípé mo ti ń bá àwọn tó ń kọ ilé ìtàn-- ilé ìròyìn pé yà mo ti ń bá wọn ṣiṣẹ́ ni àbí mo ti bá wọn ṣiṣẹ́ rí nígbà tí mo gbé ìgbésẹ̀ láti kọ́kọ́ kọ ìròyìn nípa ibi iṣẹ́ wa fún wọn ní ìpàdé àkọ́kọ́ nínú ọdún. Èmi fẹ́ràn kí n máa kọ ìròyìn. Mo dẹ̀ máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Ṣé púpọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? À, èèyàn gbọdọ̀ ṣe ìdọ́gba o. Mo n le ṣe ìdọ́gba dáradára. Mo dẹ̀ sí ní gbìyànjú àti máa ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi nítorí pé tí ènìyàn bá ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, a máa ya ènìyàn ní wèrè, a máa sọ ẹni di aláìmọ̀ọ́ ṣe. Ní ìdí èyí, èèyàn gbọdọ̀ ṣe ìdọ́gba láàárín méjèèjì. Ni àkókò iṣẹ́, kí ènìyàn lọ síbi iṣẹ́, kó ṣe iṣẹ́. Tó bá dẹ̀ tíi délé, kó mọ̀ wípé òun ti délé, kó fi ọ̀rọ̀ iṣẹ́ sílẹ̀, kó gbàgbé ọ̀rọ̀ iṣẹ́. Tó bá ní iṣẹ́ àmúrelé tó ní, tó fẹ́ ṣe nípa ti iṣẹ́, kó ṣe é ní kámọ́kámọ́, kó gbe sílẹ̀. Àwọn ìgbésí ayé tèmi ń gbé ni yen o. Tí mo bá ti lọ ibi iṣẹ́, màá ṣọ́yàya mọ́ àwọn tó wà níbi iṣẹ́, màá tọ́jú aláìsàn, màá ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe níbi iṣẹ́, màá rí ọ̀gá mi, ohun tó bá ní kí n ṣe, màá ṣe gbogbo rẹ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì. Tó bá lẹ́ni tó, tó bí mi nínú níbi iṣẹ́, màá yá jẹ kó mọ̀ ọ ní ibi iṣẹ́. Mi ò yá ní gbé ọkàn wípé ènìyàn kan bú mi níbi iṣẹ́ pé mo gbé wá sí ilé. Nítorí pé tí mo bá gbé wá sí ilé, màá wá, màá fi ìbínú yẹn, màá wá, màá fi ṣe ìwà wù sí àwọn tó wà nílé tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni mo mọ̀ wípé tí inú bá bí mi náà nílé, pé áà mu ti ṣe iṣẹ́ tó ti rẹ̀ mí nílé, tí mo dẹ̀ sí ní láti lọ sí ibi iṣẹ́, mo gbọdọ̀ gbàgbé ohun tó ṣẹlẹ̀ nílé o. Bóyá àwọn ọmọ mi bí mi nínú nílé, tàbí ọkọ mi bí mi nínú nílé, mi ò gbọdọ̀ fi tórí ti ẹ̀, kí n fi wùwà sí àwọn ará ibi iṣẹ́ tàbí kí n fi wùwà sí aláìsàn tó ń fúnra rẹ̀ nílò ìdùnnú. Nípa ti èyí, tí ènìyàn bá ti lè ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, èyí ló máa jẹ́ kí ènìyàn ní ìgbé ayé tó rọrùn láìsí ìfarapa. Tí ènìyàn ò bá ti lè ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, ó máa máa dani láàmú o, ó lè ya ènìyàn ní wèrè, ó lè sọ ènìyàn di aláìmọ̀ọ́ ṣe ní ilé tàbí ní ibi iṣẹ́. Tí ènìyàn ò bá ti lè ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, yálà níbi iṣẹ́ ni wọ́n á sọ ẹ dó ní kanra tàbí kan sọ ẹ di ènìyàn burúkú. Tàbí tó bá ṣe pé ilé gan-an ni, máa sọ ẹ di ènìyàn burúkú laari adugbo wọ́n ò dẹ̀ ní mọ nǹkan tí ẹni náà ìlà kọjá tí olúwa rẹ̀ ń là kọjá. Ní ìdí èyí, ènìyàn gbọdọ̀ ṣe ìdọ́gba o láàárín iṣẹ́ àti ìgbé ayé nítorí pé ó ṣe pàtàkì fún ẹ̀mí gígùn. Ọlọ́run á túbọ̀ máa rùn wá lọ́wọ́. Ẹ ṣe púpọ̀.

Ṣé o máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí. Nítorí tùràrí jẹ́ ohun tó ṣe wí pé ó ní òórùn dídùn ní agbègbè wa. Tùràrí jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa gbọ́ òórùn rẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni tùràrí máa ń ṣe àǹfààní fún ara, tó dà máa ń ṣe àǹfààní fún ohun tí ènìyàn ń là kọjá. Ọ̀pọ̀ ìgbà ni tó bá ṣe wí pé inú mi ò dùn, tàbí bóyá mo ní ìlà kọjá kan tó ṣe wí pé ó gbà mí lómi mu, tí mo bá ti fi tùràrí, mà á tún ní àlàáfíà, ọkàn mi á tún padà balẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá ń, tí mo bá ń fi tùràrí, àwọn ìlà kọjá mi á máa fúyẹ́. Mo máa ń rí ojútùú sí ìlà kọjá mi. Tùràrí jẹ́ ohun tó ṣe wí pé mo fẹ́ràn láti máa fi. Nítorí pé òórùn rẹ̀ dùn láti gbọ́. Àwọn ọ̀nà tí èèyàn tún gbọdọ̀ fi fìtú, tí èèyàn fi lè fi tùràrí ni tí ó bá ṣe wí pé ó ní ẹ̀mí kan tó ṣe wí pé ó ń da ni láàmú. Tùràrí lè lé ẹ̀mí burúkú jìnnà sí ènìyàn. Ó máa ń lé ẹ̀mí òkùnkùn jìnnà sí ẹnu. A ò dẹ̀ tú gbọdọ̀ fi tùràrí kó pọ̀ jù, nítorí wípé ó lè ṣe ìjàmbá fara. Ó lè ṣe ìjàmbá fún, ẹ, à, àwọn ẹ̀yà èyí tí a máa ń fi mí. Kò gbọdọ̀ pọ̀ jù ní àgọ́ ara wa. Fífi tùràrí ò gbọdọ̀ jẹ́ ohun tó ṣe wí pé ó lè kọ ilé àìsàn sí wa lára. Nítorí gbogbo ohun tí a bá ń ṣe náà, ló yẹ ká máa ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Láìṣe ohunkóhun, gbogbo ohun tí a bá ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì, á máa fa ìjàmbá fún wa. Fífi tùràrí dára. Ní ọ̀, ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, a gbọdọ̀ tún fi ọkàn sí wípé tí a bá ń fi tùràrí, a ò gbọdọ̀ jẹ́ kí ó pọ̀ jù. A ò gbọdọ̀ jẹ́ kí ó ṣe ìjàmbá fún ara wa. Òórùn dídùn tùràrí òun ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí i láti máa fi. Àwọn ǹkan mìíràn wà tí a tún lè fi yàtọ̀ sí tùràrí. Àwọn bí efinrin, àwọn bí, ẹ, àwọn bí ata ilẹ̀, àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn náà la tún lè fi bí tùràrí. Àwọn ǹkan tí ó fara pẹ́ tùràrí tí a lè fi sí oúnjẹ, àwọn ni bí ata ilẹ̀, àwọn ni bí efinrin tí ó máa ń jẹ́ kí oúnjẹ ní adùn. Ṣùgbọ́n a ò gbọdọ̀ tún fi sí i púpọ̀ púpọ̀. Èmi fẹ́ràn láti máa fi tùràrí nù nítorí pé ó ṣe mí ní oore. Ẹ ṣé púpọ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ehn, ìrànlọ́wọ́ ope oriṣiríṣi, ìrànlọ́wọ́ owó, ìrànlọ́wọ́ oúnjẹ, a tún ní ìrànlọ́wọ́ aṣọ, a ní ìrànlọ́wọ́ ìmọ̀ràn, a ní ìrànlọ́wọ́ ká fúnni ní ìmọ̀ràn tàbí, eh, tí ènìyàn bá ń dojú kọ àwọn ìṣòro kankan, ìrànlọ́wọ́ wípé ká wà níbẹ̀ fún irú ẹni náà. Ara àwọn ìrànlọ́wọ́ ni ìwọ̀n yẹn. Eh, ọ̀pọ̀ ìgbà ni mo lè sọ wípé mo lè ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn láti pèsè ohun tí ó máa mú ẹni náà ní ìlera. Mo lè ṣe àwọn àlàyé ohun tí ó lè mú ẹni náà máa gbé ìgbé ayé ìrọ̀rùn àti àláfíà, ìgbé ayé kí ènìyàn máa ma ṣe àìsàn ní ṣá ṣà ṣá. Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní irú àwọn ọ̀nà wọ̀nyí. Ní ìwọ̀nba tèmi tí mo bá rí ẹnikẹ́ni tí ó nílo ìrànlọ́wọ́ mi, màá ṣe ìrànlọ́wọ́ ní ìwọ̀nba agbára tèmi. Boyá ìrànlọ́wọ́ owó ni tàbí ìrànlọ́wọ́ oúnjẹ. Nítorí bíbélì tisọ wípé ẹnikẹ́ni tí ìwọ bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà ni ẹni kejì rẹ tọ́jú rẹ. Èmi e ṣe ìrànlọ́wọ́ tèmi ní èróńgbà pé bóyá màá rí ohun kan tàbí oore kan láti ìdí rẹ. Nítorí wípé tí mo bá ń ro pé màá rí oore kan láti ibẹ̀ wá. Bí ìgbà tí ènìyàn ṣe ìrànlọ́wọ́ láti máa retí oore ní ìdí ẹ ni, èmi fi ọkàn sí wípé tí mo bá ṣe oore, mo gbọdọ̀ gba ère, mo gbọdọ̀ gba ìdúpẹ́ láti ibẹ̀. Ọlọ́run ló ń dúpẹ́ lọ́wọ́ ẹni. Tí ènìyàn bá ṣe oore dáradára, dandan ni kó rí ìbùkún ẹ. Tí ènìyàn bá ran ẹni kejì rẹ̀ lọ́wọ́, dandan ni kó rí ìbùkún ẹ. Mo máa ń gbà ṣe oore. Láti ṣe oore, mo máa ń rán ènìyàn lọ́wọ́ nípa ìrànlọ́wọ́ tí ìmọ̀ràn. Ọ̀pọ̀ ìgbà ni ẹlòmíràn táa máa wò wípé àwọn ọ̀nà kọ̀ọ̀kan wà tó yẹ kó un ya sí, àwọn igbẹ́sẹ̀ kọ̀ọ̀kan wà tó yẹ kó ń gbé tí ò ní mọ̀ ọ̀nà tó fẹ́ gbé gbà. Ṣùgbọ́n tí ó bá rí ènìyàn fún ní ìmọ̀ràn, ó máa rí ojútùú sí àwọn, àwọn ìdójúkọ tí ó bá ní nípa ti èyí náà. Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ fún ìmọ̀ràn láti, láti jẹ́ kí wọ́n rojú tú ohun tí wọ́n ń là kọjá. Ọ̀nà mìíràn tí ènìyàn lè gbà ran ènìyàn lọ́wọ́ ni nípa tí bóyá ẹni náà ń dojú kọ, bóyá àìsàn tàbí àìlera. Èmi máa ń ran ènìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ mi, bí oníṣègùn òyìnbó. Àwọn ọ̀nà tí mo bá mọ̀ wípé mo lè ran ẹni náà lọ́wọ́ nípa ti òògùn tàbí nípa tí abẹ́rẹ́, mo máa ń ṣe èyí náà kí Ọlọ́run fi ere sí gbogbo iṣẹ́ ọwọ́ wa. Ẹ ṣeún púpọ̀.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Rárá o. Mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni mo lè jẹ. Yàtọ̀ sí oúnjẹ tí wọ́n bá ṣe wípé wón ò sè ní agbègbè tí ó dára nìkan ni mo lè ti kórira oúnjẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ tí èmi fúnra ra mi sè, tàbí tí wón sè ní ibi tó dára, tó, tó ti ṣe ìmọ́tótó, èmi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan o. Nítorí èmi fúnra ra mi ti ká rárá mi. Mo fẹ́ràn oúnjẹ. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Bí a bá rí gàrí àti kúlíkúlí, àá jẹ. Bí a bá rí gàrí àtẹ̀pà, oún ye náà lọ dédé. Bí a bá rí àmàlà àti ewédú pẹ̀lú gbẹ̀gìrì, déédé ara mi náà ló ṣe. Bí a bá rí ìrẹsì àti ata dindin, déédé ara mi náà ló ṣe. Wọ́n bá fún mi ní iṣu àti epo, màá fi ìfẹ́ jẹ. Tó bá dẹ̀ ṣe àkàrà àti ògì ni, déédé ara mi náà ni ó ṣe. Màá fi ìfẹ́ jẹ. Tọ́n bá fún mi ní iyán àti ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú sápá, mà á gbàá pẹ̀lú ayọ̀. Tó bá dẹ̀ ṣe oúnjẹ tó jẹ́ bí i oúnjẹ, eh, apá ibo mìíràn, ìlú ibo mìíràn, tó bá ti ṣe eléyìí tó ṣe wípé ó ṣe é jẹ ni. Yorùbá sọ wípé gbogbo ejò jíjẹ ni. Kò sí àìsàn ìkórira sí oúnjẹ kankan tí mo ní. Tẹ́ mi bá ṣà ti rí oúnjẹ tí wọ́n sè ní ibi ìmọ́tótó tàbí fúnra, bóyá èmi fúnra ra mi ni mo sè, dandan ni. Kò sí-- èmi ò ní wàhálà kankan pẹ̀lú oúnjẹ kankan tó ṣe pàtó. Ó bá dẹ̀ ṣe ẹ̀wà àti ògì, náà ni, àbí ẹ̀wà àgànyìn pẹ̀lú búrẹ́dì, dandan náà ni déédé ara mi ló ṣe. Màá fi táyọ́tayọ́, mà á fi jòkó, mà á fi jẹ. Ọ̀pọ̀ oúnjẹ ló wà jantìrẹrẹ ní ilẹ̀ Yorùbá tó ṣe wípé kò ti ẹlà ni ní òpó, kò ṣe ni lópo láti ṣe. Tó bá dẹ̀ jẹ búrẹ́dì àti bọ́tà ni tàbí búrẹ́dì pẹ̀lú ẹlẹ́rìndòdò, déédé ara mi náà ló ṣe. Ṣùgbọ́n tí wọ́n bá ti-- tó bá ṣe wípé wọ́n ṣe oúnjẹ náà ní agbègbè tí ò tíì sí ìmọ́tótó, mi ò ní tọ́wọ́tọ́wọ́ gba irú oúnjẹ bẹ́ẹ̀. Màá rọra, màá wò wọ́n náà ni. Torí èmi ò fẹ́ kí oúnjẹ kankan kokọ́lé àìsàn sára mi tàbí kó dà mí láàmú, bó ti wú òkéré mo. Ọ̀pọ̀ oúnjẹ lẹ́lo mìíràn ti jẹ tó ti dè ro ìle iwọ̀sàn lori wípé ó dẹnukọlẹ̀ lọ́wọ́ ebi àti ìgbẹ́ gbuuru. Èmi ò dédé jẹun ní ìta. Ṣùgbọ́n tó bá ṣe wípé àìsàn ìkórira sí oúnjẹ kan pàtó ni, èmi ò ní àìsàn ìkórira kankan sí oúnjẹ kankan pàtó. Gbogbo oúnjẹ ni mò ń jẹ. Ẹ ṣeun púpọ̀.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù. Gọ́ọ̀mù jẹ́ ohun tó jẹ́ bí rọ́bà tí wọ́n fi ohun tó dùn kékeré díẹ̀ sí. Gọ́ọ̀mù jẹ́ ohun tí ó dùn fún ọmọdé àti àgbà láti jẹ. Ọ̀pọ̀ ìgbà ni gọ́ọ̀mù ṣe àǹfààní fún eyín, ṣùgbọ́n tí a bá ti wá sọ́ di ohun tó ṣe wí pé a ò lè ṣe láì má jẹ, ló máa ń fa wàhálà sí àgọ́ ara wa. Àwọn gọ́ọ̀mù kọ̀ọ̀kan wà tó ṣe àǹfààní fún eyín, tó máa ń jẹ́ kí eyín kó túbọ̀ ní okun àti agbára sí i. Àwọn gọ́ọ̀mù kọ̀ọ̀kan wà tó ṣe wí pé ó ṣe àǹfààní fún àwọn tí ó ṣe wí pé ẹnu wọn máa ń rùn. Ẹnu rírun yìí ó jẹ́ àìsàn kan ni ti ọ̀nà tí ètò ìlera. Gọ́ọ̀mù yìí òun ni ó jẹ́ kí, àwọn kòkòrò àìfojúrí yìí kó dúró ní inú ẹnu ẹni tí ẹnu ẹ̀ máa ń rùn ní gbogbo ìgbà. Àìmọye ìgbà tó ṣe wí pé, tí a bá rí ẹlòmíràn tó ń jẹ gọ́ọ̀mù, a ó rò wí pé aṣẹ́wó ni. Kì í ṣe aṣẹ́wó, bóyá dókítà ló sọ fún wí pé kó máa jẹ èyí tí wọ́n ṣe, tán fi òògùn sí ní inú. Gọ́ọ̀mù yìí ó ṣe pàtàkì fún àwọn tó ṣe wí pé eyín wọn ó ní wàhálà nípa ti ọ̀nà ètò ìlera, tàbí àwọn tó ṣe wí pé ẹnu wọn máa ń rùn tí wọ́n bá ti ń sọ̀rọ̀. Ọ̀pọ̀ ìgbà náà tún ni gọ́ọ̀mù dára fún ènìyàn tí a bá wà ní ibi iṣẹ́, bóyá a wà ní iṣẹ́ alẹ́ tí a dẹ̀ fẹ́ sùn ká lè bojútó àwọn aláìsàn tí à ń bojútó, ká má bà rí ìjàmbá níbi iṣẹ́. Ni ọ̀pọ̀ ìgbà ni gọ́ọ̀mù yìí wúlò. Nígbà tí a bá fẹ́ ka ìwé, bóyá ní ìdánwò, a yá ju gọ́ọ̀mù sẹ́nu, àárọ̀ ara máa jẹ́ níwọ̀nba tó ṣe wí pé tí a bá máa fi jẹ́, a máa rán wa létí wí pé a ò tíì sùn, wí pé a sì wà ní apá itòsí. Gọ́ọ̀mù máa ń ran ẹni lọ́wọ́ lóòrèkóòrè láti jẹ. Ọ̀pọ̀ ìgbà náà tún ni ó ṣe wí pé tí a bá ti jẹ gọ́ọ̀mù jù, a ṣe ìjàmbá fún eyín wa tó ṣe wí pé ìjàmbá yìí á máa jẹ́ kí akòkòrò wọ inú eyín, kí kòkòrò jẹ eyín, wọ inú ìsàlẹ̀. Nípa ti èyí, a gbọ́dọ̀ fi ọmọlúwàbí kún gọ́ọ̀mù tí a bá ń jẹ. Àwọn mìíràn a máa sọ wí pé aṣẹ́wó ló ń jẹ gọ́ọ̀mù ó, ó yàtọ̀ síra. A gbọ́dọ̀ mọ ìyàtọ̀ gọ́ọ̀mù tí aṣẹ́wó tàbí gọ́ọ̀mù èyí tó ń ṣe àǹfààní fara. Ẹ ṣé púpọ̀.

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá o. Ọlọ́run má jẹ àrí. Kò sí oun kankan tí mo lè ṣe kí n gba ìjẹ́lẹ̀ ọmọ ènìyàn kejì mi. Ọlọ́run má jẹ ká rí ogun àkóbá, àdába ní ibi iṣẹ́. Tí ènìyàn bá ti lé ènìyàn kúrò ní ibi iṣẹ́, ó ti gba ìjẹ́lẹ̀ ẹ̀nù ẹni náà nìyẹn. Bí ẹni náà ṣe fẹ́ tọ́jú ẹbí tàbí ará tàbí ọ̀rẹ́ tàbí ojúlògbọ̀n tàbí ìyá tàbí bàbá. Ó wá kù bí ẹni náà ṣe fẹ́ gbé ìgbé ayé rẹ̀. À, oun tí ò da kò da. Ẹ̀níyàn ò gbọdọ̀ dédé lé ènìyàn kúrò ní ibi iṣẹ́. Bóyá alábàṣiṣẹ́ pọ̀ wá ni tàbí aláb-- àbí ẹni tó ń bá wa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó wà ní ibi iṣẹ́ wa. A ò gbọdọ̀ dédé lé ènìyàn kúrò ní ibi iṣẹ́. Yàtọ̀ sí pé bóyá a ti ba fi ojú sùn sí ibi ìbò mìíràn tó ti lè ṣiṣẹ́. Àwọn nǹkan míì wà tó máa ń ṣẹlẹ̀ tó máa ń mú kí a lé ènìyàn kúrò ní ibi iṣẹ́. Ṣùgbọ́n a gbọdọ̀ wádìí rẹ̀ kúlẹ̀ kúlẹ̀ kó tó di pé a ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ni ìdí èyí, àdá bí ò ní máa da fún wa. Àwọn nǹkan tó lè mú kí ènìyàn lé ènìyàn kúrò ní ibi iṣẹ́ ni bóyá ẹni náà ń ṣe olè tàbí ó ti wá fẹ́ kó bá ilé iṣẹ́ tàbí kò ṣe, kò ṣe, kò ṣe òótọ́ pẹ̀lú ilé iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni a mọ̀ tó ṣe wí pé ó lè mú kí ènìyàn kó lé-- tó lè mú pa kí a lé ènìyàn kúrò ní ibi iṣẹ́. Láiṣí àwọn nǹkan wọ̀nyí, a lè dédé sọ wípé a jí ní ọjọ́ kan wípé à lo agbára wa láti ní lé ènìyàn kúrò ní ibi iṣẹ́. Irú ẹni tí wọ́n bá lé kúrò ní ibi iṣẹ́, a gbọdọ̀ ti ní oun kan ta ti fojú sùn, ta ti mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ lè lọ bá tó bá kúrò ní ibi iṣẹ́. Iṣẹ́ ní òògùn ìṣẹ́. Iṣẹ́ tí a-- ohun ta bá rẹ̀ ti fi, fi ara ṣiṣẹ́ fún òun ló ń pẹ́ ni ọwọ́ ẹni. Ẹni tó bá rẹ̀ ti bá wa ṣe iṣẹ́ ní ọwọ́ kankan lótọ́ àti lódodo, a gbọdọ̀ dédé fi ọ̀bẹ ìyín gẹ níṣu ká wa dédé lé kúrò ní iṣẹ́. Èmi ò lé ènìyàn kúrò níbi iṣẹ́ rí o. Àfi tí ẹni náà bá sọ wípé à, iṣẹ́ ti sú òun, òun ò ṣe iṣẹ́ mọ́. Àfi iye ẹni kan la fi lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ò fi iṣẹ́ sílẹ̀. Bóyá kúrò ní ibi iṣẹ́ wa lẹ̀ tàbí kúrò ní ibi tí a ti ń ta ọjà fún àwọn ènìyàn. Èmi ò lé ènìyàn kúrò níbi iṣẹ́ rí o. Nítorí èmi náà ò lé mi kúrò níbi iṣẹ́ rí. Ẹni tí wọ́n bá lé kúrò níbi iṣẹ́, òun ló máa le ṣàlàyé nítorí pé kò ń ṣe oun tó rọrùn ni. Ẹ̀ṣé púpọ̀.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìméèlì rẹ? A! Mo lè ṣe àyẹ̀wò ìméèlì mi tó ẹ̀ẹmẹ̀wà lójùmọ́. Nítorí wípé ìméèlì jẹ́ ohun tó ṣe wípé a gbọdọ̀ máa ṣe àyẹ̀wò rẹ̀ lóòrèkóòrè. Nítorí àìmọye ìgbà ní àwọn ibi iṣẹ́ mi tí wọ́n máa-- tí wọ́n a ṣẹ̀ndì ìméèlì sí mi. Tó ṣe wípé ó ṣe pàtàkì kí n dá wọn lóhùn ní yàjoyàjo kó tó di wípé ó máa fa ìjàmbá fún mi ní ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń yẹ ìméèlì mi wò. Tó ṣe wípé fún ànfàní ara mi ni. Ìméèlì jẹ́ ọ̀nà tí a máa ń gbà gba ìpe ìránṣẹ́ tàbí ìwé ìránṣẹ́ láti ibi iṣẹ́ ni tàbí ní ibi òwò wa tàbí ní ibi tí a bá fi ìméèlì wa sí. Mo máa ń yẹ ìméèlì mi wò lóòrèkóòrè ní ìgbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bá ti wà lọ́wọ́ mi. Ìméèlì yíyẹ̀wò kò ń ṣe ohun tó yẹ kó ní wà lára láti yẹ̀wò nígbà tí ì ṣe wípé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa wá pépà ta kọ́ sé kiri. Orí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa náà ni ìméèlì wà. Mo máa ń yẹ ìméèlì mi wo dáradára. Mo lè sọ fún yin ni wípé tí mi ò bá wo ìméèlì mi ní ẹ̀ẹ̀méjì láàrin wákàtí mẹ́rin, a! A jẹ́ wípé ǹkan mìí ti ṣe mí. Àìmọye ọ̀nà ni ìméèlì yìí ti gbà ran àwọn ènìyàn lọ́wọ́ láti rí iṣẹ́ lókè òkun. Àìmọye ọ̀nà ni ìméèlì yìí tó ti gbà ran ènìyàn lọ́wọ́ láti rí olùrànlọ́wọ́ sí ibi tó ga. Àìmọye ìgbà ni ìméèlì yìí ti gbà láti ran ènìyàn lọ́wọ́, láti lè lówó, láti lè lọ́lá, láti lè lọ́là. Àìmọye ìgbà ni ìméèlì tó ṣe wípé ènìyàn o retí máa wọlé. Tó ṣe wípé a dẹ̀ n retí ìméèlì tó, tó ṣe ànfàní fún ayé wa. A kàn wò iru ìméèlì náà bẹ́ẹ̀ni, a tú mọ̀ju a tú kúrò níbẹ̀. Ṣùgbọ́n àwọn eleyi tó ṣe wípé ó ṣe ànfàní fún wa náà là a máa dúró tá a máa wò. Àìmọye olóore ta máa ń pàdé níbi ìméèlì. Àìmọye alánú ta máa ń pàdé níbi ìméèlì. E bi ọ̀rẹ́ mi kan wà ní ìlú òyìnbó báyìí nítorí wípé ìméèlì ló gbà tí wọ́n ní kó ṣe àwọn ètò kan tó dẹ̀ ṣe nípa ti iṣẹ́. Wọ́n dẹ̀ gbà sí iṣẹ́ ní òkè òkun. Ọlọ́run á túbọ̀ máa ran wá lọ́wọ́. Ẹ̀ ṣe púpọ̀.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ehn, ìpàdé pẹ̀lú oníbàárà, o gbọdọ̀ kọ́kọ́ ní àdéhùn nínú. Àdéhùn yìí ṣe pàtàkì wípé oníbàárà mi kó fi ọkàn sí wípé ọjọ́ báyìí, oṣù báyìí, àkókò báyìí ni a fi ìpàdé sí. Tí a bá ti ṣe ohun tí ó yẹ ká ṣe, táa ti ṣe àdéhùn nípa ìpàdé, ọjọ́ ta fẹ́ pàdé, pẹ̀lú oṣù, pẹ̀lú àkókò tí a fẹ́ pàdé, àwa tún mú ibi tí a ti fẹ́ pàdé láti ṣe ìpàdé nípa ìjíròrò lórí ètò okòwò wa. Lẹ́yìn ìgbà tí a bá ti ṣe àdéhùn ibi tí a ti fẹ́ pàdé àti ọjọ́ ta ti fẹ́ pàdé àti àkókò ta fẹ́ pàdé àti ibi tí a ti fẹ́ pàdé, a gbọdọ̀ tún máa rán ara wa létí títí tí ọjọ́ á fi pé, títí tí ọjọ́ á fi kò. Láì ṣe èyí, ọ̀pọ̀lọpọ̀, ẹ, ìpàdé la máa ń mú, ọjọ́ ìpàdé la máa ń mú tó máa ń yẹ̀. Nítorí wípé a ò fi ọkàn sí ọjọ́ ìpàdé. A dẹ̀ gbọdọ̀ ti kọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ta fẹ́ sọ ní inú ìpàdé yìí, a gbọdọ̀ ti kọ́ ọ́ sílẹ̀ ká lè mọ̀ wípé iye wákàtí ta fẹ́ lò, a lòó dáradára. Ọ̀pọ̀ ìgbà ni a gbọdọ̀ tún ti sọ fún bóyá àwọn tí a mọ̀, tó jẹ́ bóyá àwọn tó ṣe olùdáàbò bò wípé a ní ìpàdé báyìí níbi báyìí torí a, ọ̀pọ̀ alángbá ló dakùn délẹ̀. A ò mọ̀ èyí tínú n run. A o mọ oníbàárà tó fẹ́ ṣe ènìyàn ní jàǹbá. Bóyá a ò tí ẹ̀ kan mọ oníbàárà tó ṣe wípé ohun tó fẹ́ ṣe gan kì í ṣe, bóyá ọjà ló fẹ́ rà. Fún ìdí èyí, a gbọdọ̀ fi tó àwọn amòfin létí tàbí ká fi tó àwọn ta mọ̀ wípé ó lè dáàbò bò wá, ká fi tó wọn létí. Ka má bá bọ́ sínú wàhálà àti ìdàmú. Ka má bá ti è tú rógun àkóbá gan nídi pé a fẹ́ ṣe ìpàdé pẹ̀lú oníbàárà wa. Àìmọye àwọn ẹni ibi tí wọ́n rán sí ènìyàn tó ṣe wípé a gbọdọ̀ fọkàn sí i. Tí a bá ti kọ gbogbo àkọsílẹ̀ fún ìpàdé ta fẹ́ ṣe, àwa túbọ̀ máa rán wa, ara wa létí bóyá lórí email ni tàbí nípa orí fóònù àbí ẹ̀rọ àgbéká wa tàbí lórí ẹ̀hn, amóhùnmáwòrán tàbí lórí, ẹe, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. A gbọdọ̀ rán ara wa létí. Ní ìdí èyí, ìpàdé wa pẹ̀lú oníbàárà á dánmọ́rán, á dẹ̀ lọ déédéé, kò ní sí ìjákulẹ̀, kò ní sí wípé a, a kùnà nípa ìpàdé, ẹ, pẹ̀lú oníbàárà. Okòwò wa a dẹ̀ tún máa lọ síwájú. A dẹ̀ tún ní ìdáàbò bò pẹ̀lú ìpàdé wa pẹ̀lú oníbàárà wa. Eṣeun púpọ̀.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tí ó dára tí mo bá ń jẹun. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ìwà tí ó dára ní ìgbà tí ènìyàn bá ń jẹun, òun ni wọ́n ń pè ní ìwà tó tọ́ àti èyí tó yẹ ní ìdí oúnjẹ. Tí ènìyàn bá ní ìwà tó dára ní ìgbà tí ènìyàn bá ń jẹun, á jẹ́ kí oúnjẹ lọ sí ibi tó bá yẹ kó lọ lára. Kò ní jẹ́ kí oúnjẹ kó gbòdì lára wa nígbà tí a bá ń jẹun. Kò dẹ̀ ní jẹ́ kí oúnjẹ sápa wa lórí nígbà tí a bá ń jẹun. Àwọn ìwà tí ó dára tí a gbọdọ̀ ní tí a bá ń jẹun ni wípé ká má ro ejó nígbà tí a bá ń jẹun. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé ìdí oúnjẹ ni wọ́n ti ń sọ ohun tó dùn wọn lọ́kàn. Níbi tí a bá ti ń ro ejó tí à ń jẹ oúnjẹ tá ń jẹ, oúnjẹ tá ń jẹ ó lè sá sí ibi, ibi tó ró ọ̀nà fún níbi tí atẹ́gùn yẹ kó wà. Tí oúnjẹ bá ti wà níbi tí atẹ́gùn ti yẹ kó wà, wàhálà ni ó máa dà ní àgọ́ ara wa. Ni ti, ní ti, ní ìdí èyí, a ò gbọdọ̀ máa ro ejó tí a bá ti ń jẹun. Tí a bá dẹ̀ tí ń jẹun, ká máa jẹun pẹ̀lú ìdúpẹ́. Ká yé jẹun bí wọ̀ ń bíà tàbí wọ̀ ń bí lékí. Kí a máa jẹ oúnjẹ wa ní òkèlè kéékèèké. Kí a yé bu òkèlè ńlá ńlá láti jẹun. Tí a bá bu òkèlè ńlá, ọ̀pọ̀ ìgbà ni a ti rí ènìyàn tó bu òkèlè ńlá tó pa lọ́fun, tó ṣe wípé kò lè gbé mi, kò lè pọ́. Tó ṣe wípé ó wá dúró sí agbede méjì ọ̀fun rẹ̀. Tó ṣe wípé ó wá dí ibi tó ń gbà mí kọjá. Tó ṣe wípé ó gba ibẹ̀ kú ni. Èyí náà a gbọdọ̀ fi iyè sí. Ká rọra máa bu oúnjẹ wa. Tó bá ṣe oúnjẹ olókèlè ni, ká bu òkèlè ní wọ̀nba. Tó bá ṣe oúnjẹ oní ṣíbí ni, ká bu òkèlè ní, ká bu òkèlè wa sínú ṣíbí ní wọ̀nba. Ọ̀nà mìíràn ta tún lè gbà ní ìwà tó dára níbi táa ti ń jẹun ni wípé ká fọ ọwọ́ wa ká tó jẹun nítorí ìmọ̀ tó tó bóri àrùn mọ́lẹ̀. Ọ̀nà mìíràn tún ni wípé ká ṣe ìgbìyànjú láti bu omi mímu tí à ń mu lórí oúnjẹ wa ta bá ń jẹun. Ká bu sí ìtòsí. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni wípé ẹlòmíràn nígbà tí ata bá sápa lórí tán tàbí tí ò lè gbé oúnjẹ mì dára dára ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa sá kiri. Táa máa gbìyànjú láti bá wá omi tá ń mu sí orí oúnjẹ. Èyí ò ṣe ìwà tó tọ́, kò dẹ̀ ṣe ìwà tó yẹ. Ẹhẹ́n, àwọn ọ̀nà mìíràn ta tún lè fi wu ìwà tó dára níbi oúnjẹ ni wípé ká má báa ẹnikẹ́ni rojó. Ká má dẹ̀ bá ẹnikẹ́ni jìnnà. Ká má bá ẹnikẹ́ni du oúnjẹ ní orí tábìlì jẹun. Ẹ ṣe ohun púpọ̀.

Ìbéèrè sọ wípé, nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àh! Mo pàdé àwọn ọ̀rẹ́ mi ní oṣù tó kọjá, nígbà ọdún Kérésì. Àh! Inú mi dùn, ayọ̀ mi kún. Nítorí wípé Yorùbá sọ wípé ogún ọmọdé, wọn ò lè ṣeré pa ogún ọdún. Lóòótọ́ ni àti lọ́dodo. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, a sì máa ń gbúro ara wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, lórí ímeèlì àti ní orí afẹ́fẹ́. Ṣùgbọ́n pípàdé wọn lójúkorojú ní osú tó kọjá ní àkókò kérésì ayomorawa adimorawa. A wá jókòó, a wá ń rojọ gbogbo àwọn ohun ta ti ṣe gẹ́gẹ́ bí ọmọdé. Gbogbo àwọn ìwà tá a wù nígbà tí a jẹ́ ọmọdé. Àwọn ohun wọ̀nyí ló wá ń jẹ́ kí a máa rántí ìgbà èwe wa. Gbogbo ìgbà tó ṣe wípé a jókòó, a máa ṣe eré iyẹ̀pẹ̀ táa fi, táa kí ẹsẹ̀ sí iyẹ̀pẹ̀, táa fi mọ́lé. Ìgbà tó ṣe wípé a lọ sí ìdí odò, táa lọ máa fi àwọn, àwọn tí ò gbádùn, tí ò ṣe iyebíye, táa lọ máa fi pa ẹja. A tún rántí ìgbà kan tó ṣe wípé a wọnú odò, ta wá ìwọ alákànkiri, tí alákàn gé ìkan lára wa lọ́wọ́ jẹ. Gbogbo àwọn, àwọn ìran tí wọ̀nyí ló mú inú dídùn wá sí ọ̀, sí ààrin wa. Tó ṣe wípé táa bá tún ti rántí, a tún gbérú ẹni náà ṣe yẹ̀yẹ́. A tún rẹ́rìn, rẹ́rìn, rẹ́rìn, rẹ́rìn, rẹ́rìn. A tún wá máa sọ wípé àh! Ẹni báyìí ló fa ǹkan báyìí. Ẹ wò ó, inú mi dùn ní àkókò náà. A jọ jáde, a jọjọ lọ ṣe àwọn nǹkan papọ̀. A lọ ra nǹkan, a jọjọ lọ ra nǹkan lọ́jà. A jọjọ sọ nípa ìgbé ayé wa, èyí tó ti kọjá, àwọn, àwọn ìdojúkọ wa tó ti kọjá, àwọn ìdojúkọ ilé táa ní ní àkókò yìí. A dẹ̀ tún wá àwọn ọ̀nà tí a fi lè rí ọ̀nà àbáyọ sí gbogbo àwọn ìdojúkọ wọ̀nyí. Odara kí ènìyàn ma pàdé àwọn orere ti ó tí pẹ́ o nítorí wípé gbogbo àwọn ìdojúkọ wọ̀nyẹn ni oníkálùkù wá ń sọ ní ìkankan tó wá ń sọ àwọn ọ̀nà tó ń fi rí ojútùú sí àwọn ọ̀nà wọ̀nyí. Gbogbo wa náà a tún sọ̀rọ̀, a tún jọjọ gbàdúrà papọ̀, a tún jọjọ ṣeré papọ̀. Ìgbà tí wọ́n fẹ́ máa lọ gan lẹ́yìn Kérésì, torí ọjọ́ mẹ́ta ni wọ́n wá lò ní agbègbè wa. Ta wá mú ìpàdé sí ibìkan tó ṣe wípé ó jẹ́ gbàgede tí gbogbo wa ti pàdé, ta ti sọ̀rọ̀, ta ti ṣeré, ta jọ yọ̀ mọ́ra, ta di ra wa mú. Àh! Ó máa ń dára kí ènìyàn pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ti pẹ́. Ẹ ṣé púpọ̀.

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá o. Owó tí mò ń gbà ò tó mi ná o. Kò tiẹ̀ dára tó rárárara ṣùgbọ́n ìwọ̀nba tí èèyàn bá ní, kí èèyàn rọra máa lò ó ní ìwọ̀nba. Kí èèyàn bá ti gbé ìgbé ayé ìwọ̀ntúnwọ̀nsì, ìwọ̀nba owó tó bá ń gbà, a tó lò. Ṣùgbọ́n ní àkókò ta wà yìí, ní orílẹ̀-èdè wa yìí, owó tí mò ń gbà ò dára tó o. Kò tiẹ̀ tó ó ná. Débi tí màá sọ wípé ó tó lò. Débi tí màá sọ wípé ó tó, a rí lára rẹ̀ tí a máa mú pamọ́. Tí a sì fi sọ wípé a fẹ́ fi ra ilẹ̀. Débi tí a sọ wípé a fẹ́ fi kọ́lé. Owó ta ń gbà ò kéré níye. Ní ìdí èyí, a gbọdọ̀ wá ọ̀nà láti ṣe àwọn iṣẹ́ òmíràn láti kí a lè fi rí owó. A gbọdọ̀ wá ọ̀nà láti ṣe àwọn, láti ṣe àwọn òwò tí a máa mú owó mìíràn wọlé. Tí èniyàn bá fi ọkàn sí wípé owó tó oun gbà nìkan níbi iṣẹ́ lòun fẹ́ fi gbé ìgbé ayé tó rọrùn, irọ́ pátapátapátá gbà á ni. Nítorí pé owó tí mò ń gbà ní orílẹ̀-èdè wa ní òní kò tó rárá. Kò tiẹ̀ dára tó. But ṣùgbọ́n ṣá, kí lèniyàn fẹ́ ṣe? Jù pẹ́ kó yé gba kámu. Èyí tó rí kò dì mú ṣinsin Kó rora máa fi omi tó ní, kó máa fi rọra, máa fi ṣe ìwọ̀nba owó tó ba ní. Ní àkókò yìí tó ṣe wí pé, abọ́ ìrẹsì gan-an òkèokè ló wà. Abọ́ ẹ̀wà òkèokè ló wà. Abọ́ gàrí lọ́jà òkèokè ló wà. Ka tó wa máa sọ nípa tí ẹran, èyí tí a fi ń se ẹ̀ bẹ̀ tàbí ata rodo àti tòmátì àti ata gbọ̀ọ̀rọ̀, èyí tí a fi ń se ẹ̀ bẹ̀. Tí ènìyàn bá ní kó ń sírò gbogbo nǹkan wọ̀nyí, owó tí a ń gbà kò tíẹ̀ lè débí kankan. Débi tí a ti sọ wípé a ń rí séǹjì kékeré tí a fẹ́ mú pamọ́ láti ṣe ìlọsíwájú ilé tàbí ìlọsíwájú ohunkóhun. Tàbí tí a ti ẹ̀wá ro wípé à, ó yẹ ká ran ẹni kejì wa lọ́wọ́. Owó tí a ń gbà ò dára tó o. Owó tí mò ń gbà lé mi fúnra rà mí kò dára tó. Kí èèyàn tó sanwó ilé, ilé ìwé ọmọ, kí èèyàn tó tọ́jú ìyá tàbí bàbá tàbí àwọn àbúrò tàbí àwọn ẹ̀gbọ́n kò rọrùn rárá o. Owó yẹn kò tiẹ̀ ní, kò tiẹ̀, kò dára tó rárá. Ṣùgbọ́n kò sí ohun tí a fẹ́ bí ọba Ọlọ́run fa o. Ìwọ̀nba tá bá ti gbà náà, òun náà làárọ̀ra máa ná, làárọ̀ra máa pín sí. Ìwọ̀nba ibi tá bá lè pín sí. A fi kí Ọlọ́run ṣá máa bùkún wa ní gbogbo ọ̀nà. Ẹ ṣé púpọ̀.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Ehn, mo lè sọ wípé àwọn áàpù kan wà tó ṣe wípé mi ò lè má ṣí wọn lójúmọ́. Àwọn bí Message app, èyí tí wọ́n ti ń tẹ ìwé ránṣẹ́ àti WhatsAppu mi àti Twitter, èyí tí à ń pè ní Twitter àti Facebook mi. Mi ò lè máa ṣaláì sí àwọn wọ̀nyí lójúmọ́. WhatsApp mi, mo lè ṣí tó ọ̀pọ̀ ìgbà lójúmọ́. Mo lòó dára dára ju àwọn áàpù mi tókù. Àwọn áàpù mi tókù náà wọ́n ń ṣe iṣẹ́ wọn o, ṣùgbọ́n sá, áàpù tí WhatsApp yìí, òun ni mo ti ń rí ọ̀pọ̀lọpọ̀ eh ìpe gbà àti ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀wé ránṣẹ́ gbà. WhatsApp yìí, òun ni mo lò jù ní àkókò tí mo wà yìí àti àwọn iléyi tí mo ti dárúkọ ṣáájú won ye, eh òun ni mo máa ń ṣí lóòrèkóòrè ní ọ̀pọ̀ ìgbà. Ìgbà mìíràn mo máa ń lọ sí YouTube, èyí láti, èyí ni láti lọ wo àwọn eré ìdárayá níbẹ̀ àti láti kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tàbí òmíràn láti lè mọ ohun tí ó ń lọ ní agbègbè wa. Àwọn áàpù mìí tun wà tó ṣe wípé láì tí ẹ sì wọn rárára kò wúlò lọ tàràtàrà tí a bá ti ẹ ṣí gan. Kò sí ǹkan kan tó fẹ́ tí ó ní láti ṣe tó jẹ́ ìjàmbá fún wa. Ṣùgbọ́n sá, WhatsAppu mi, Message àppù mi, Twitter àppù mi àti Chromu. Chromu yẹn gan ni mo ti máa ń rí àwọn àǹfààní oríṣìíríṣìí tí ó máa ń mú owó wọlé fún mi ní Chromu mi àti ní ti WhatsAppu náà. WhatsApp máa ń fún mi ní àǹfààní náà láti lè rí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan gbà láti kí owó lè wọlé. Nítorí owó iṣẹ́ tá ń gbà kò dára tó, kò tiẹ̀, kò tiẹ̀ sí bí kankan tó ràn. Nípa èyí, a gbọdọ̀ já iṣẹ́ mọ́ra ní òrèkóòrè. Iṣẹ́ taba tí mo rí pé kò ní pawa lára, à ń ṣe mọ́ra ní àwọn áàpù tá ń sọ wọ̀nyí, ní ti WhatsApp o àti ìgbà mìíràn náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò lè má ṣí ímélì mi, mi ò ṣí ímélì mi rá, ímélì mi rárá, màá ṣí tó ìgbà mẹ́wàá ní àárín ọjọ́ kan. WhatsAppu mi, mi ò tí è lé ká, ó máa ń lé ní ìgbà ogún tí mo máa ń ṣí lójúmọ́. Mi ò lè má ṣí WhatsApp mi. Ẹ̀ ṣe púpọ̀.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Èmi ò kí ń máa ń wọ aṣọ lọ sùn, nítorí wípé tí mo bá ti wọ aṣọ, á dàbí ẹ ni wípé mo sì fẹ́ jáde lọ ìgboro ni. Fún ìdí èyí, èmi kì í wọ aṣọ kankan lọ sùn. Ṣùgbọ́n aṣọ ìbora mi, ó gbọdọ̀ wà ní sẹpẹ́sẹpẹ́. Aṣọ ìbora yẹn gan-an ni mo nílò ní ibùsùn mi. Mi ò kí máa ń pẹ́, kò f-- ẹ, mi ò kí máa ń pẹ́ jí tí mo bá ti máa ń fi aṣọ bora. Àwọn kan wà tó ṣe wípé àwọ̀tẹ́lẹ̀ nìkan ni wón máa ń wọ̀ lọ sùn. Àwọn kan dẹ̀ wà tó ṣe wípé aṣọ tòkè tilẹ̀ ni wón máa ń wọ̀ lọ sùn. Àwọn ò kan, àwọn kan ti ẹ̀ wà tó ṣe wípé wón ò rí bí ohun tí ó dára kí wọ́n wọ aṣọ tí wón wọ̀ láti àárọ̀ tí kí wọ́n—láti àárọ̀ títí di alẹ́ kí wón wọ̀ sùn. Nípa ti èyí, kò sí aṣọ tí ó jẹ́ èyí tó rọrùn fún mi láti wọ̀ sùn. Ní ìdí èyí èmi kì í wọ aṣọ sùn. Èmi kì í wọ ohunkóhun sùn, kì n ṣáà sùn, kì n fi aṣọ bora. Aṣọ ìbora yẹn gan-an gan, òun ni mo nílò jù. Ẹ ṣé púpọ̀.

Ní ìgbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Àì, ìgbà tíì bá ti rí wípé ọkọ̀ mi dọ̀tí náà ni mo máa ń fọ, nítorí wípé ìmọ́tótó ọkọ̀ náà ó ṣe pàtàkì. Tí ènìyàn bá ń gbé ọkọ̀ tó dọ̀tí kiri, a máa mú ni wò bíi pé ẹni òun kò jẹ́ ènìyàn gidi. Báwo ni màá ṣe jáde tí ọkọ̀ á dọ̀tí tí màá dẹ̀ gbé jáde? Kò ń ṣe ohun tó bójú mu rárá o. Ó máa ń ṣe pàtàkì, ó máa ń ṣe koko. Ká ro lẹ́ẹ̀méjì tí ọkọ̀ wa bá dọ̀tí ká wá máa gbé jáde. Ọkọ̀ dídọ̀tí ò ń ṣe ohun tó bójú mu láwùjọ. Ọkọ̀ dídọ̀tí gan-an ò ṣe ohun tó bójú mu láti gbé jáde. Gbogbo ohun ta bá ń ṣe ká máa ṣe ní ìmọ́tótó. Tí o bá gbé ọkọ̀ tó dọ̀tí jáde, bí wọ́n bá ṣe rí ọ náà ni wọ́n á ṣe, náá ṣe dá sí ẹ. Èèyàn tó gbọ́kọ̀ tó dọ̀tí jáde tí ó bá fẹ́ ra nǹkan kan tó bá ní ká bá òun fi ṣọ́ra, máa ń wo lẹ́ẹ̀méjì kan tó dá lóhùn. Nítorí wípé ọkọ̀ tó dọ̀tí ló gbé jáde. Ọkọ̀ tó dọ̀tí nígbà mìíràn ẹ̀wẹ̀, bó bá fara tèé gan, gbogbo aṣọ tó o wọ̀ ló máa dọ̀tí. Ọkọ̀ tó dọ̀tí gan, bó bá gbọ́wọ́lẹ́, bó bá fẹ́ bá ènìyàn rojọ́ àti gbàgbé arẹ, gbogbo ọwọ́ tó o gbé le lórí náà ló máa dọ̀tí. Tí ènìyàn bá ti tọ́jú ọkọ̀ rẹ̀, ọkọ̀ wọn á ní, á ní àlàáfíà, wàá le è lò ó bó ti tó àti bó ṣe yẹ. Àìmọye ọkọ̀ tó ṣe wípé tí wọ́n bá tọ́jú dáadáa dípò kí wọ́n lò ó ní ọdún méjì, ó sì máa ṣe é lò láìní wàhálà, láìní ìdààmú ní ìwọ̀n ọdún mẹ́rin sí márùn-ún. Tí ènìyàn bá ti tọ́jú ọkọ̀ rẹ̀, kì í fúnni ní wàhálà, kì í fúnni ní ìdààmú. Ọkọ̀ tó bá ti mọ́tónítóní, òun ni mú ni níyì láwùjọ, kì í ṣe ọkọ̀ tó dọ̀tí. Ẹ ṣe oún pupó.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, mi ò kí ń ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí wípé mo jẹ́ kí ọkàn mi ó le tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ọ̀pọ̀ ìgbà ni ojú àwọn ènìyàn máa ń tì mí kó tó di wípé mo wá gbá ara mi lọ́wọ́ wọn. Tí mo bá ti dúró síwájú àwọn ènìyàn láti sọ̀rọ̀ ní ayé tẹ́lẹ̀, àyà mi a máa já, ọkàn mi ò ní dúró sọ́nà kan. Ṣùgbọ́n nígbà tí mo túbọ̀ wá gbọ́n sí, tí mo ní òye tí mo kọ́ ẹ̀kọ́ bí a ṣe lè dúró bá àwọn èrò tó pọ̀ sọ̀rọ̀. Láti ìgbà yẹn, mi ò ní ìrora láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Fún ìdí èyí, ó fi mí lọ́kànbalẹ̀ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Pàápò àjùlọ nígbà tí mo bá fẹ́ sọ ìròyìn tí mo ní, tí mo gbà níbi iṣẹ́ fún àwọn ènìyàn àti tí mo bá ta bá ní ìpàdé tí ó ní ìbẹ̀rẹ̀ tàbí tí ó ní àwọn oun tó yẹ kí n bá àwọn ènìyàn sọ àti dúró síwájú àwọn ènìyàn. Ó rọ̀ mí lọ́rùn, ó dẹ̀ fi mí lọ́kànbalẹ̀. Nítorí wípé tí ènìyàn bá ń wojú ènìyàn tó ń bá sọ̀rọ̀ ní ẹrù rẹ̀, a máa, ẹrù a máa ba ẹrú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí o bá ń bá àwọn ènìyàn tó pọ̀ sọ̀rọ̀ tó wà níwájú àwọn ènìyàn tó pọ̀, èmi ń wojú ẹnikẹ́ni. Nítorí pé tí mo bá ti wojú ẹnikẹ́ni, nǹkan tó yẹ kí n sọ nígbà mìíràn, mo lè gbàgbé. Fún ìdí èyí, èmi ò ní ìrora kankan o láti bá ènìyàn sọ̀rọ̀. Tí mo bá wà níwájú rẹ̀, mo máa sọ ọ̀rọ̀ mi. Tí mi ò bá ti rí àgbà fí tí mi ò dẹ̀ sọ̀sọkúsọ sí àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀. Tó ṣe wípé oun tó yẹ kí mo kí ń sọ ni mo sọ fún wọn. Kò sí ohun tó yẹ kó fa ìrora láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ẹ ṣé púpọ̀.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí wípé a máa ń ṣe ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní iwájú ilé, ẹ, olórí wa ní àdúgbò. Mo ṣe àpèjúwe kan ní ìgbà kan wípé tí ènìyàn o bá mọ aládùúgbò rẹ̀, tí àjòjì bá wà sí àdúgbò náà tó fẹ́ wá ṣe wọ́n ní ìjàǹbá, ẹni náà ò ní tètè mọ wípé ìjàǹbá ni ẹni náà fẹ́ ṣe fún òun. Tí ẹnikẹ́ni bá wọ àdúgbò tí a ò mọ ojú irú ẹni bẹ́ẹ̀, ó yẹ ká tètè ké gbà jàre. Nítorí wípé ní agbègbè wa ní òde òní, a gbọdọ̀ wà ní ká fi ọkàn si wípé ẹnikẹ́ni ló lè ṣe ẹnikẹ́ni ní ìjàǹbá. Tí a bá mọ aládùúgbò wa dáradára, a jẹ ká tètè ní ìfọwọ́sowọ́pọ̀ tí a bá rí àjòjì ní àdúgbò wa. Tí a bá dẹ̀ tí rí àjòjì, ká tètè sọ fún olórí wa tàbí ẹni tó wà ní ẹ̀gbẹ́ ilé wa. Ká tètè jẹ́ kí ẹni náà mọ̀ wípé ẹni báyìí ò ń mójú ẹni báyìí, mi ò dé ojú náà rí. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ló máa ń wá sí àdúgbò láti wá jí ọmọ gbé. Tí a bá ti rí i wípé ẹni náà ń ṣe ará àdúgbò wa, a ti tètè fiye sí i. A ti tètè mọ̀ tí a ṣe máa tọ́ ìṣísẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá ní ọwọ́ kọ́wọ́ tó fẹ́ gbé tàbí tó bá ní òpó orúkọ tó fẹ́ ṣe. A ti tètè mọ ìgbésẹ̀ tí a máa gbé tàbí ká ti pariwo lé irú orí ẹni bẹ́ẹ̀ ká ti bèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni o wá ṣe ní agbègbè yìí. Tí ò bá tí ní ohun tó wá ṣe pàtó tàbí tí ó ní ẹni tí ó béèrè wá, a ti tètè fi irú ẹni bẹ́ẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́. Mímọ ará àdúgbò wa dáradára ó ṣe pàtàkì, ó ṣe kókó. Nítorí wípé tí a bá mọ ara wa, ó máa le fún wa láti lè mọ ẹni tí ó jẹ́ àjòjì. Mímọ ará àdúgbò náà ó jẹ́ ká lè gbé ní ìrẹ́pọ̀, ó jẹ́ ká lè gbé ní àlàáfíà, ó jẹ́ ká lè gbé ní ibi tó ṣe wípé ọkàn wa ti balẹ̀. Tí ènìyàn ò bá ti mọ ará àdúgbò rẹ̀, kò sí bí wọ́n ṣe fẹ́ ní ìrẹ́pọ̀, kò sí bí wọ́n ṣe fẹ́ ní ohun tí wọ́n fẹ́ jọ jọba ara ṣe lápapọ̀. Àìmoye ìgbà tó ṣe wípé tí ó bá ní ẹni tí ó ní ayẹyẹ ní àdúgbò wa, gbogbo wa á gbégelè, á lọ bá wọn y-- á lọ yẹ́ irú ẹni náà sí. Tí a bá mọ ara wa dáadáa ládùúgbò, kò sí bí a ṣe fẹ́ yẹ́ irú ẹni náà sí. Ẹ ṣeun púpọ̀

Àwọn wo ni o fẹ́ràn jù? Bíbélì ní í fẹ́ràn ọmọ ẹnì kejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Àwọn tí mo fẹ́ràn jù náà ni ẹni kejì mi. Láti mú òfin Bíbélì ṣẹ, gbogbo àwọn tó wà lágbègbè mi ni mo fẹ́ràn. Gbogbo àwọn tí mò ń bá gbé ni mo fẹ́ràn. Àwọn ọmọ mi, mo fẹ́ràn wọ́n. Ọkọ mi, mo fẹ́ràn rẹ̀. Ẹ̀mí fún rara mi, mo fẹ́ràn ara mi. Ni gbogbo ọ̀nà, ká máa fẹ́ràn ẹni kejì wa. Nítorí wípé tí a ò bá fẹ́ràn ẹni kejì wa, kò sí bí àdúrà wa ṣe fẹ́ gbà. Tí àdúrà wa ò bá dẹ̀ ti gba, ewu ńlá ni. A gbọdọ̀ fẹ́ràn ọmọ ẹni kejì wa gẹ́gẹ́ bí ara wa. Àwọn tí mo fẹ́ràn jù, bóyá tí mo bá ní kí ń sọ, àwọn bí àwọn ọmọ mi, ọkọ mi, ẹ̀mí fún rara mi, ìyá mi àti àwọn ẹ̀gbọ́n mi. Àwọn tí mo tún lè sọ wípé mo tun fẹ́ràn jù nìyẹn. Àwọn tí a tún jọ ń ṣiṣẹ́ náà, mo fẹ́ràn won náà. Mo dẹ̀ fẹ́ràn Ọlọ́run. Mo fẹ́ràn àwọn ará ilé ìjọsìn mi. Mo fẹ́ràn gbogbo wọn. Mo dẹ̀ fẹ́ràn àwọn tí ó ń ràn mí lọ́wọ́. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ní ìdojúkọ to ṣe wípé àwọn tí wón ń ràn mí lọ́wọ́ wọ̀nyí náà ni mo máa rékọjú sí láti wípé kó ràn mí lọ́wọ́ láti kí n lè rí ọ̀nà àbáyọ. Àwọn tí ènìyàn bá ti rí náà tó máa n ṣubúlù. Ènìyàn tí ènìyàn bá ti sùn pẹ̀lú, ènìyàn máa ń jarunpáàlù. Àwọn tí mo mọ̀ wípé a jọ wà ní inú ilé kan náà ni màá fẹ́ràn jù, tí màá le sọ wípé mo fẹ́ràn jù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, gbogbo ibi tí mo bá ní ènìyàn sí ni mo fẹ́ràn jù. Tí ẹni náà bá ti ẹ̀ ti ṣe ènìyàn, dandan ni mo gbọdọ̀ fẹ́ràn rẹ̀. Ẹ ṣé púpọ̀.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso ọsàn ni. Ọsàn mímu, ọsàn èyí tó tóbi, òun ni mo fẹ́ràn láti máa jẹ jù. Èmi lè mu ọsàn ńlá kí n mu báàfù kan tán nítorí wípé mo fẹ́ràn ọsàn ní ẹ̀kúnrẹ́rẹ́. Mo rántí ìgbà kan tí mo lóyún, tí ọkọ̀ mi lọ sí ìgboro, mo wá ní kan ó jọ kí wọ́n bá mi ra ọsàn wá. Ọkọ̀ mi lọ sí ìgboro lóòótọ́, ó ra ọsàn márùn-ún wá. Háà! Mo wo gbogbo ọsàn márùn-ún yẹn lọ́wọ́ wọn. Mo ní, "Háà!" Wọn ní, "Àh, ṣe kò dáa ní?" Mo ní, "Ó dára." Láàárín ìṣẹ́jú díẹ̀, mo ti mu ọsàn máràárún tán. Wọn wá ń wò mí bí pé, "Hé, ṣe bẹ́ẹ̀ ló lè tó ni?" Mo wá sọ fún wọn pé mo fẹ́ràn ọsàn dáradára, o wá ní ó dáa, wípé àwọn á bá mi ra ọsàn si. Ó ṣe di ọjọ́ kejì báyìí tí ọkọ mi rí ọlọ́ṣọ̀n tó gbé bá bàsíà lórí, ọkọ mi ní kó máa tẹ̀lé òun. Ọkọ mi ra gbogbo bàsíà ọsàn wá sílẹ̀ fún mi ní ilé. Ni àárín ọjọ́ mẹ́ta, àti èmi àti àwọn ọmọ tó kù á ti mu bàsíà ọsàn kan tán. Ọsàn mímu ó dára, ó ṣe ara lóore. Ó máa jẹ́ kí a lè rí ìgbẹ́ yà dáradára. Ó fi wa lọ́kànbalẹ̀ láti jẹ gbogbo àwọn nǹkan tó wà nínú rẹ̀. Àwọn mìíràn ti ẹ̀ tún wà ẹ̀wẹ̀ tó ṣe wípé tí wọ́n bá tún mu ọsàn yẹn, wọn ò kí ń jẹ nǹkan tó wà nínú ọsàn yẹn. Nǹkan tó wà nínú ọsàn yìí, ó ṣe ara wa lóore, ó ṣe inú wa lóore láti lè jẹ́ kí gbogbo àwọn ìdọ̀tí tó wà nínú wa kó jáde pẹ̀lú ìgbẹ́. Ọsàn mímu dára, ó ṣe ara wa láǹfàní, ó ṣe ara wa lóore. A máa fi ara wa dán, a máa fi ara wa jùlọ. A dẹ̀ jẹ́ kí gbogbo àwọn àìsàn tó bá fẹ́ wà ní àgọ́ ara wa, a jẹ́ kí gbogbo wọn kan jáde síta. A dẹ̀ jẹ́ kí ẹni tó bá ń ṣe àìsàn náà kó tètè rí ìwòsàn nítorí pé ọsàn náà ó tètè ń jẹ́ kí ara tètè yá gágá, ó ń jẹ́ kí egbò náà kó tètè jinná. Ẹ̀ṣé púpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Àh, ìbéèrè yìí ṣe pàtàkì o, nítorí wípé ìlera lọ̀rọ̀. Mi ò lè má ri dókítà ní ẹ̀ẹ̀kan lóṣù, nítorí wípé àyẹ̀wò ara wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ wípé elétò ìlera ni èmi. Síbẹ̀síbẹ̀, mo sì máa ń ṣe àyẹ̀wò ara mi lọ́dọ̀ dókítà. Nítorí wípé àìmọ̀yé àwọn ǹkan tó ṣe ló ṣe wípé kì í fún wa lára tó máa wà ní àgọ́ ara wa. Ṣùgbọ́n tí a bá ń rí dókítà lóòrèkóòrè, dókítà a le tètè tọ́ka sí ohun tí kò tọ́ ní àgọ́ ara wa. Rí dókítà kò dìgbà tí a bá na owó kan lọ rẹpẹtẹ tàbí tí a ná owó fún àyẹ̀wò tàbí tí a ná owó fún ìtọ́jú. Rí dókítà ó ṣe pàtàkì ní òrèkóòrè nítorí wípé ó máa jẹ́ ká tètè lè fojú sí ohun tó bá wà ní àgọ́ ara wa. Àì rí dókítà gan-an ní ewu. Ọ̀pọ̀ ìgbà láti rí àwọn ènìyàn tó ṣe wípé wón ní ìfunpa gíga tí wón á sọ fún wọn wípé ẹ wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀, kí ẹ padà wá ṣe àyẹ̀wò ìfunpa yín. Ní àìmọ̀yé ìgbà ni a ti máa ń rí àwọn ènìyàn bẹ́ẹ̀ tó ṣe wípé lẹ́yìn ọdún bí méjì mẹ́ta ni wón á tún padà wá kí wón tó wá ṣe àyẹ̀wò ìfunpa wọn. Nígbà tí wón bá máa dé ẹ̀wẹ̀, àh, ìfunpa náà ti wá kọjá ìmòye tita wọn gan-an fún rara wọn tó ṣe wípé a ti wá kọ́lé àìsàn sí wọn lára. Ní ẹ̀yìn ọdún mẹ́ta tí wón bá wà wọ̀nyí gan-an ẹ̀wẹ̀, wọn kì í wá torí wípé wọn fẹ́ wá torí wípé wọn fẹ́ dìdí wá wo, wá fún àyẹ̀wò dókítà o. Wón wá nítorí wípé orí ti wá ń fọ́ wọn tàbí àyà ti wá ń dùn wọn tàbí wọn ò wá le rí iná dáradára mọ́ tí wón ti wá ń wò bàìbàì. Ó ní, ó ṣe ṣe pàtàkì láti máa tẹ̀lé ìmọ̀ràn dókítà. Tí a bá rí dókítà, ó máa, dókítà máa le tọ́ka sí ohun tó yẹ ká máa ṣe láti ṣe ìtọ́jú ara wa, láti lè gbé ìgbé ayé tó, tó, tó gbòòrò, ìgbé ayé àlàáfíà, ìgbé ayé ìrọ̀rùn àti láti lè jẹ́ ká ní oyè ọdún tó pọ̀ láti lò. Èmi máa ń rí dókítà mi o. Mo máa ń rí dáradára. Ó kéré, ó pọ̀ jù àbí ó kéré tán ẹ̀ẹ̀kan lóṣù ni. Tí wón bá tètè le rí mi láti sọ pé "àh, o ò tíì rí mi lóṣù yìí" màá sọ fún wọn wípé "àh, dókítà, mo sì ń bọ̀ wá rí yín o, mò ń bọ̀ bẹ́yẹn, ẹ má gbagbé mi, ẹ ṣe àyẹ̀wò ara mi. Ọ̀pọ̀ ìgbà ni màá lọ náà tí màá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀, màá ṣe àyẹ̀wò àyà mi, màá ṣe àyẹ̀wò gbogbo àwọn àgọ́ ara mi bóyá gbogbo wọn sì wà ní ètò. Ní ìdí èyí, mo rọ gbogbo wa o ká máa lọ ṣe àyẹ̀wò ní ọ̀dọ̀ dókítà. Ẹ ṣé púpọ̀.